Ṣé o máà ń ka àwọn àdéhùn dáadáa? Dájú jáju, mo máà ń ka gbogbo àwọn àdéhùn dáadáa kí n tó fọwọ́ sí i. Èyí ṣe pàtàkì gan nítorí pé àdéhùn kì í ṣe ìwé lásán, ó jẹ́ ìlànà tí ń ṣàlàyé ohun tí a gbọdọ̀ ṣe, ohun tí a gbọdọ̀ gbà àti ohun tí a lè pàdánù bí a ṣe ṣe àtisẹ̀. Ní ìgbà kan rí, mo máà ń yára fọwọ́ sí àdéhùn láì ka dáadáa torí pé mo rò pé kí ní wọn tún fẹ́ kó sínú rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí mo ti ní ìrírí díẹ̀, mo mọ̀ pé ó ṣe é ṣe kò ní àwọn ìpinnu kéékèèké tí ó lè nípa lórí owó mi, àkókò mi tàbí ayé mi. Bí àpẹẹrẹ, àdéhùn lè sọ pé mo gbọdọ̀ san owó kan bí mo bá fọ ìlànà kan tàbí pé mo kàn lè fàgi lé ìpinnu kan lẹ́yìn àkókò kan. Nígbà tí mo bá ka àdéhùn, mo máa ń fojú sókè ka gbogbo rẹ̀, kò sì yé mi dáadáa. Bí mo bá rí ọ̀rọ̀ kan tí kò yé mi, mo máa ń dúró, mo máa ń ka lẹ́ẹ̀kan si tàbí mo máa ń béèrè lọ́dọ̀ ẹni tó mọ̀. Mo tún ń wo apá tí ó sọ nípa ìsanwó, àkókò àti ìtánránsẹ́. Gbogbo ìyẹn ṣe pàtàkì nítorí pé àdéhùn kì í ṣe eré pẹ̀lú ìmọ̀ yìí, mo ti ka lọ sí má sọ̀rà kí n tó fọwọ́ sí ohunkóhun. Bóyá iṣẹ́ kan ni, ìyàlẹ́nu kan lórí ayélujára tàbí ìpinnu kan pẹ̀lú ẹlòmíì, mo gbọdọ̀ ka àdéhùn dáadáa. Ó ń dáàbò bo mi kúrò nínú ìṣòro, ó sì ń jẹ́ kí n mọ ohun tí mò ń wọ̀lú sí. Ní ìparí bẹ́ẹ̀ni mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí pé ẹni tó ka dáadáa kì í ṣe ẹlẹ́sìn ọpọlọ. Ó dára kó gba àkókò díẹ̀ láti ka àdéhùn ju kò ṣe é ṣe kò gba àkókò púpọ̀ láti tún ìtòró ṣe lọ́jọ́ iwájú.

Ìgbà mélòó ni o máa ń fọọ ọwọ́ lojo ju lójoójúmọ́? Ìdáhùn mi ni pé mo ma ń fọ ọwọ́ lọ́pọ̀ lọ́pọ ìgbà ní ọjọ́ kan, torí pé ìwẹ ọwọ́ jẹ́ apá pàtàkì nínú ìlera àti ìwà imọ tótó. Imọ tótó. Nígbà, ní gbogbo àkókò tí mo bá jíla láti orun, òun àkókò tí mo máa ń ṣe ni pé mo máa ń lọ sí balùwẹ̀, mo sì fọ ọwọ́ mi dáadáa lẹ́yìn náà ṣáájú kí n tó jẹun. Mo tún máa ń fọ ọwọ́ mi bí mo bá ń jẹun tán. Mo tún ń fọ ọwọ́ mi lẹ́ẹ̀kan si. Gbogbo èyí ló jẹ́, ló jẹ́ pé mò ń fọ ọwọ́ mi nígbà mẹ́ta sí mẹ́rin ní ìbẹ̀rẹ̀ ọjọ́ nìkan. Ní ọjọ́ mii, ti mo bá lọ síta tàbí, tàbí mo bá fi ọwọ́ kan owó, ìlẹ̀kùn, fóònù tàbí ohun tí ọ̀pọ̀ ènìyàn sì fọwọ́ kan sí, mo máa ń fọ ọwọ́ mi lẹ́ẹ̀kan si. Idí ni pé kòkòrò àrún, àrún lè wà lórí ọwọ àwọn yìí tí wọ́n sì lè fa àìsàn bá ènìyàn. Nítorí náà mo kì í, mo kì í, mo kì í se àsejù láti fọ ọwọ́ mi torí pé mo mọ̀ pé ó dáàbò bo ìlera mi, ìlera mi. Ní ọjọ́ kan, mo lè fọ ọwọ́ mi ní ìgbà mẹ́fà sí mẹ́jọ tàbí ju bẹ́ẹ̀ lọ. Bí mo bá lọ sí, bí mo bá lọ síbí tí ọ̀pọ̀ ènìyàn wà, mo máa ń, mo máa ń fọ ọwọ́ mi púpọ̀ si. Ṣùgbọ́n bí, bí mo bá wà nílé nìkan, mo lè fọ ọwọ́ mi díẹ̀ síi. Ní ìparí, mo gbàgbọ́ pé fìfọ ọwọ́ jẹ́ ọ̀kan lára ohun tó rọrùn jù lọ sí à lè ṣe láti dàbo ara wa. Kò gba àkókò púpọ̀, kò sí, kò sí, kò sí gbọ́wọ́ ṣùgbọ́n àfààní rẹ̀ pọ̀ gan. Nítorí náà mo bí, mo bi ímọ̀ràn fún gbogbo ènìyàn pé kí wọ́n máa fọ ọwọ́ wọn lọ́pọ̀ ìgbà lójoójúmọ́ kí ìlera wa lè dára, kí a sì yàgò fún àìsàn.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ìṣẹ́gun ọ̀dẹ́? Ìdáhùn mi pé ìgbà tó kẹ́yìn tí mo lè lọ sí iṣẹ́gun ọdẹ ọdẹ jẹ́ ní oṣù díẹ̀ ṣẹ́yìn. Ní àkókò yẹn, ara mi kò dùn rárá. Mò ń rí ìgbẹ́ mi, ìrọ̀rà inú àti ìfarapa kékeré ní gbogbo ara. Nígbà tí mo rí pé kò dáa láti ṣe síwájú nípa fífi ara mi sílẹ̀, mo pinnu láti lọ sí iṣẹ́gun. Nígbà tí mó jẹ́ ìṣẹ́gun ọ̀dẹ̀, mo kọ́kọ́ forúkọ sílẹ̀. Mò ń bẹ̀rẹ̀ síí bèèrè lọ́pọ̀ ìbéèrè lọ́wọ́ mi nípa bí mo ṣe ń rí lára, ohun tí mo jẹ àbí ohun tí mo ń sùn, bí mo ṣe ń sùn Lẹ́yìn náà, dọ́kítà kọàn wò mí dáadáa. Ó ti ṣe àyẹ̀wò ara mi, ó gbọ́ ìtàn ìlera mi, ó sì sọ pé mo yẹ kí n dákẹ́ ara mi, kì í sì ń gba ìtọ́jú. Wọ́n fún mi ní díẹ̀ lára oògùn tí mo gbọdọ̀ máa fún ọ̀sẹ̀ díẹ̀. Wọ́n tún gbà mí níyànjú pé kí n máa jẹun dáadáa, kí n mu omi púpọ̀, kí n sì má fún tó. Lẹ́yìn ọjọ́ díẹ̀, ara mi bẹ̀rẹ̀ sí ń dàpàdà. Mo sì rí pé ìpinnu tí mo lè tí mo ṣe láti lọ sí ìṣẹ́gun jẹ ìpinnu tó dáa gan-an. Èyí yìí kọ́ mi pé ìlera jẹ́ ohun pàtàkì jùlọ nínú ayé ènìyàn. Bí ara bá ń rò ó, kì í dáa láti sọ pé yóò dáa láì fọwọ́ ra Ọ̀pọ̀ ìgbà a nílò ìmọ̀ràn àti ìtọ́jú láti ọwọ́ àwọn amọ̀jà. Ìṣẹ́gun ọ̀dẹ̀ ni ibi tí a ti lè rí ìrànlọ́wọ́ yìí. Láti ìgbà yẹn, mo ti ń fìyè sí ara mi dáadáa ju tẹ́lẹ̀ lọ. Mo máa ń gbímọran fún àwọn ọ̀rẹ́ mi àti ẹbí pé kí wọ́n má ṣe ṣeré pẹ̀lú ìléra wọn. Bí a bá ń rí àmì àìsàn kankan, ó dáa láti lọ sí ìṣẹ́gun kíákíá. Ní ìparí, ìgbà tó kẹ́yìn tí mo lè lọ sí ìṣẹ́gun ọ̀dẹ̀ jẹ́ eré tó dá mi lójú pé ìlera yìí kì í ṣe ohun tí a gbọ́dọ̀ fí sílẹ̀. A gbọdọ̀ máa tọ́jú ara wa ká sì máa lọ sí ìṣẹ́gun ní gbogbo ìgbà tí ara bá ń rò wá. Ìlera dára ju owó àti ohun gbogbo míì lọ.

Ìgbà mélòó ni o máa ń wo, máa ń wojú àwòràn lójoojúmọ́? Ìdáhùn mi ni pé mo máa ń wojú àwòràn mi ní ìgbà púpọ̀ lójoojúmọ́ torí pé mo mọ̀ pé ìtọ́jú ojú jẹ́ apá pàtàkì nínú ìlera àti ìwà mótòtó. Ni gbogbo òwúrọ̀, nígbà tí mo bá dí láti ọ̀run, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa lọ sí balùwẹ̀, mo sì wo ojú àwòràn mi dáadáa. Mo máa ń lo omi àti ṣábù láti nu ẹ̀rùkù, ìmọ̀ àti òróró tí ojú mi ti kó jọ ní alẹ́. Ìyẹ́ máa ń jẹ́ kí ojú mi tuntun kí n sì rí ara mi dáadáa ní kùtùkùtù ojó. Lẹ́yìn náà sáájú kí n tó jáde lọ sí ibi iṣẹ́ tàbí sí ibi ẹ̀kọ́, mo tún máa ń wojú mi lẹ́ẹ̀kan ti nígbà mi. Mo lè fi kírèmù kékeré tàbí òróró ojú sí i kí ojú mi lè dà bíi pé ó mọ́, ó sì ń tàn. Èyí jẹ́ kí n ní ìgbọ́kalẹ̀ sí ara mi torí pé bí ojú ènìyàn bá mọ́, ọkàn náà á balẹ̀ sí. Ní Ni ọjọ́ bí mo bá wà níta, mo máa, mo bá ẹ̀rùkù, ìgbóná oòrùn àti afẹ́fẹ́. Gbogbo èyí lè jẹ́ kí ojú mi di títọ̀tí. Nígbà tí mo bá ra padà sí ilé, mo tún máa ń wojú àwòràn mi lẹ́ẹ̀kan ti mo máa ń nu ẹrú, òróró àti ohunkóhun tí ojú mi kó jọ níta. Ìyẹn jẹ́ kí ara mi balẹ̀ lẹ́kẹ̀sẹkẹ̀. Ni alẹ́, sáájú kí n tó lọ sùn, mo tún máa ń wojú àwòràn mi lẹ́ẹ̀kan ti mo fí kí ń fẹ́ lọ sùn pẹ̀lú ojú tí kò mọ́ torí pé èyí lè fa ìṣòro bíi gbé ìfarapa kékeré tàbí irọ̀rẹ́. Nítorí náà ní gbogbo ọjọ́ kan mo lè wojú àwòràn mi nígbà mẹ́ta sí mẹ́rin tàbí ju bẹ́ẹ̀ lọ. Bí mo bá ti ṣẹ́ níbí tí ẹ̀rùku púpọ̀, mo lè wojú mi púpọ̀ si. Kígbọ́n bí mo bá wà nílé, mo lè wojú mi díẹ̀ sí i. Ní ìparí, mo gbàgbọ́ pé ìtọ́jú ojú àwòràn jẹ́ apá pàtàkì nínú ìlera àti ìwà ẹni. Kò gba àkókò púpọ̀, kò sì gbọ́wọ́ ṣùgbọ́n àfààní rẹ̀ pọ̀ gan. Ó jẹ́ kí a dára lójú ara wa, ó sì ń dàbò wa lọ́wọ́ àìsàn àti ìṣòro ojú. Nítorí náà mo máa ń bímọ̀ran fún gbogbo ènìyàn pé kí wọ́n máa wo ojú àwòràn wọn lójoojúmọ́ kí ìlera àti ìgbéra wa lè pọ̀ sí i.

Oṣù wo ni a bí ọ? A bí mi ní oṣù kẹta. Oṣù kẹta jẹ́ àkókò ìbẹ̀rẹ̀ ní àjọ tuntun nínú ọdún. Ni ilẹ̀ Yorùbá àti ni ọ̀pọ̀ apá orílẹ̀ èdè Nàìjíríà. Oṣù yìí máa ń jẹ́ kí ó jẹ́ àkókò tí ojú ọjọ́ ni padà díẹ̀. Orúkọ ó tì pọ̀ jù, ṣùgbọ́n òjò tún bẹ̀rẹ̀ sí sin ọ díẹ̀ díẹ̀. Èyí jẹ́ kó rọrùn fún àgbẹ̀ láti bẹ̀rẹ̀ ìṣètọ̀ ọ̀gbìn tuntun, kò sì tún jẹ́ àkókò èéti fún ọ̀pọ̀ ènìyàn. Ni ọjọ́ tí a bí mi, ìdílé mi máa ń sọ pé a yọ̀ kún ní ilé wa gan-an. Wọ́n sọ pé gbogbo ara ilé kó ara wọn jọ, wọ́n sì ṣe àdúrà pé kí Ọlọ́run dá mi lórí ìre, ìre àti àlàáfíà. Àwọn àgbà sọ pé bí ọmọ bá wà sí ayé ní àkókò tí àyíká ayé padà sí rere, ìrètí wà pé ọmọ yẹn yóò tún di ẹni tó fẹ́ràn ìyípadà rere, ẹni tó lè fara da ìṣòro tó sì mọ bí a ṣe ń sẹ̀sẹ̀ gbèsì ayé ra. Fún mi, ṣẹ́ tí kára mi, mo rí i pé oṣù tí a bí mi nípa kan ìwà mi. Mo máa ń fẹ́ràn ìbẹ̀rẹ̀ tuntun. Bí ọdún bá ṣe ń parí, mo máa ń gbèrò ohun tí mo fẹ́ ṣe dáadáa ní ọdún tó ń bọ̀. Mo máa ń kọ àfọjú sílẹ̀, ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́, iṣẹ́ tí mo fẹ́ mú dáàsí àti bí mo ṣe fẹ́ wà síwọn ènìyàn. Gbogbo èyí jọ ń jẹ́ kó tàbí pé ìbí ọmọ mi ní oṣù kẹta rán tí pé ayé kún fún àfààní tuntun. Mo tún fẹ́ràn tí pé oṣù kẹta kún fún ayẹyẹ. Nígbà mi, ìdílé mi máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí pẹ̀lú ọ̀rẹ́ àti ara. A máa ń jẹun pá, a máa ń bínú sí ìròyìn ayọ̀. A sì máa ń rántí pé ìgbésí ayé jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìyẹn kò mí pé kí n dúpẹ́ lọ́jọ́ gbogbo, kò sì jẹ́ pé mò ń lo àkókò mi dáadáa. Ni ìparí, oṣù tí a bí mi ní oṣù kẹta jẹ́ àpẹẹrẹ ìrètì ìbẹ̀rẹ̀ tuntun àti ìtẹ̀síwájú. Ó rán ti mi pé kò sí ìṣòro tí kò ní ojúju, kò sì ṣe àkókò tí Ọlọ́run kò lè yí padà sí rere. Bẹ́ẹ̀ni, nítorí náà ní gbogbo ọdún nígbà tí oṣù kẹta bá dé, mo máa ń rántí ìlérí yìí, mo sì máa ń fún ara mi ṣe pẹ̀lú ìgboyà àti ìtara.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ fún iṣẹ́ mi gbé ní ayé òde òní. Ayé iṣẹ́ ń padà lọ lọ́rẹ̀ẹ́ lọ́rẹ̀ẹ́. Ìmọ̀ àti ìmọ̀ tí a nílò ní lenìí máa tó fún lọ́la. Nítorí náà ó ṣe pàtàkì tí kí máa kọ àwọn ìmọ̀ tuntun tí yóò ràn mí lọ́wọ́ láti dáa, dáa sí nínú iṣẹ́ mi. Kọ́kọ́ ni pé mo fẹ́ kọ ọ̀nà lílo kọ̀npútà àti ìmọ̀ ẹ̀rọ ayélujára dáadáa. Lónìí, ọ̀pọ̀ iṣẹ́ ń lọ sí orí ìkànnì ayélujára. Bí mo bá, bí mo bá mọ bí a ṣe ń lo kọ̀npútà, bí a ṣe ń kọ email dáadáa àti bí a ṣe ń lo àwọn ohun, ohun èlò bí Word, Excel tàbí Google Docs, yóò yọrùn fún mi láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn láti ibikíbi. Ikeji, mo fẹ́ kọ ọ̀nà ìbánisọ̀rọ̀ tó dá. Ìbánisọ̀rọ̀ ó jẹ dá, jẹ́ kókó nínú, ó jẹ́ kókó ní gbogbo iṣẹ́. Bí mo ṣe lè sọ èrọ̀ mi kedere, kí n sì tun lè tì, kí tun lè fesi si àwọn mi dáadáa. Yóò mú kí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi, alábáṣiṣẹ́ mi dàá sí. Ìyẹn yóò tún jẹ́ kó rọrùn fún mi láti yanjú ìṣòro níbi iṣẹ́. Ikẹta, mo fẹ́ kọ ọ̀nà ìṣètò àkókò àti ìsàkóso ara ẹni. Ọ̀pọ̀ ìgbà iṣẹ́ púpọ̀ máa ń kó ara wọn jọ. Bí a, bí n kò bá mọ bí a ṣe ń gbin àkókò dáadáa, mo lè má rẹ̀, rẹ̀ tàbí má ti ṣe iṣẹ́ mi dáadáa. Ṣùgbọ́n bí mo bá kọ bí a ṣe ń ṣètò àkókò, kí mọ ohun tó ṣe pàtàkì jù lọ, yóò jẹ́ kó rọrùn fún mi láti ṣayé, ṣáṣeyọri. Mo tún fẹ́ kọ ọ̀nà ìmúlò ìmọ̀ tuntun àti ẹ̀kọ́ ayélujára. Àwọn, àwọn kò sí lórí ayélujára wa lọ́pọ̀lọpọ̀. Wọ́n lè, wọ́n lè kọ́ mi nípa iṣẹ́ mi tàbí nípa ohun tuntun tí mo lè, tí mo fẹ́ dà á sí. Bí mo bá ń kọ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀, mo kí, mo kì yóò dúró síbi kan ṣoṣo. Màá ma dàgbà nínú ọgbọ́n àti ìrírí. Ní ìparí, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ fún iṣẹ́ mi ni lílo kọ̀npútà dáadáa, ìbánisọ̀rọ̀ tó pẹ́yẹ, tó pẹ́yẹ, ìṣètò àkókò àti ìkọ ẹ̀kọ́ tuntun ní gbogbo àkókò. Gbogbo wọ̀nyí jọ yóò jẹ́ kí n di ẹni tó lágbára nínú iṣẹ́ mi kí n sì lè faradà ìyípadà àti ayé iṣẹ́ ń mú wa.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Mo sì mọ̀ pé orúkọ kì í ṣe ohun tí a kàn ń pe ni, ó jẹ́ apá kan pàtàkì nínú ìdánimọ̀ ẹni. Nínú àṣà Yorùbá, a gbàgbọ́ pé orúkọ ní ìròni, ìtàn ẹni, àdúrà di ìdílé àti ìfẹ́ tí a fi ń bí ọmọ ní a, ní a sábà kò sí inú orúkọ. Nígbà tí mo kọ́kọ́ mọ ìtumọ̀ orúkọ mi, ó jẹ́ kí ń rí pé àwọn òbí mi kò kan, kò kan yọ orúkọ kan lọ́wọ́. Wọ́n ń yọ ohun tí ó ní ìtumọ̀, tí ó ní ìlérí tí ó ti ń tọ́ka sí ère tí wọ́n fẹ́ mú lọ́la. Orúkọ mi sọ̀rọ̀ nípa ìbímọ mi, àkókò tí a bí mi tàbí ìrírí tí ìdílé mi kọjá. Ìyẹn ló jẹ́ kí mo mọ̀ pé mo jẹ́ apá kan ìtàn tí ó tóbi ju ẹmí lọ. Ni gbogbo ìgbà tí a bá ń pe orúkọ mi, mo rántí pé mo ní ojúṣe láti hùwà gẹ́gẹ́ bí ìtumọ̀ orúkọ yẹn. Bí orúkọ mi bá túmọ̀ sí ìbùkún, àlàáfíà, ìgbọ́ràn tàbí ìrètí, mo gbọdọ̀ máa ti ṣẹ́ láti jẹ́ kí a, jẹ́ kí ìwà mi bá mu. Nítorí náà orúkọ kì í ṣe ohun tí a fi ń pẹ́ nìkan, ó jẹ́ ìkìlò ìtánràn àti ìtàn ìṣáná. Mo tún kọ pé kò da kí a mọ ìtumọ̀ orúkọ àwọn mi nítorí pé yóò mú ká mọ ibi tí wọ́n ń bọ̀ àti ohun tí wọ́n dúró fún. Nígbà tí mo bá mọ ìtumọ̀ orúkọ ẹlòmíràn, ó máa ń jẹ́ kí bọ́ọ́fún, bọ́ọ̀fún sì. Kì í sì pé, kì í sì, kì í sì mọ̀ pé èmi àti ìtàn kan wà lẹ́yìn orúkọ kankan. Ni ìparí, mo lè sọ pé bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi, mo sì ń yọ nínú rẹ̀. Òun fún mi ní ìmú, ìmúlu olú, lólúfẹ́, ìmúlu olúfẹ́, ìmúra ẹni àti ìtànran pé mo gbọdọ̀ máa fi gbé sí ayé mi han pé orúkọ mi yẹ fun mi. Ẹ̀sẹ̀un.

Nígbà wo ni o máa ń, o máa ń fọ aṣọ? Nígbà tí mo bá ń fọ asọ, mo máa ń, mo máa ń yọ àkókò tí ara mi bá balẹ̀. Tí ìkún mi sì bá ti kún ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń fọ asọ ní òwúrọ̀ jáju kí òòrùn tó gbóná gaan ìdí ni ẹ pé òwúrọ̀ máa ń tutù, omi sì máa ń, omi sì máa ń rọrùn láti lọ lati lo Nígbà tí mo bá fọ asọ ní òwúrọ̀, mo lè fi wọ́n títà kí òòrùn gbẹ, gbẹ́ wọn dáadáa kí wọ́n sì tútù pẹ̀lú. Nígbà mi mo tún lè fa asọ ní alẹ́, pàápàá jùlọ ní ọjọ́ tí mo bá ní iṣẹ́ púpọ̀ ní ọ̀ọsán. Sugbọ́n tí mo bá fọ aṣọ ní alẹ́, mo máa ń fi wọ́n sínú àgbádá tàbí mo tún máa ń tún wẹ̀ wọ́n ní òwúrọ̀ tí òòrùn lè gbẹ́ wọn dáadáa. Mi o kì n, mi o kì n fẹ́ kí aṣọ mi rọ̀ tàbí kó ní òòrùn omi. Mo tún máa ń yan ọjọ́ kan pàtàkì fún fọ aṣọ bí i ojo abamẹta. Ní ọjọ́ yẹn, mo máa ń kó gbogbo aṣọ mi jọ lọ s'ítà. Mo sì máa ń yà wọ́n sí mímọ̀ funfun àti dúdú. Lẹ́yìn náà mo máa ń fọ fo wọn pẹ̀lú ọṣẹ àti omi dáadáa kí wọ́n lè mọ́, kí wọ́n sì, kí wọ́n sì dùn láti wọ̀. Fífí aṣọ mo jẹ́ pé, fífí aṣọ mo jẹ́ àpakan pàtàkì nínú ìtọ́jú ara ẹni. Nígbà tí aṣọ bá mọ́, a máa ń ní ìtẹ́lọ́rùn àti máa ń ní ìgboyà láti bá ẹniyen lọ. Ìdí ni yẹn, mo fi máa ń tẹ́su àkókò mi dáadáa kí n lè fọ aṣọ mi lọ́pọ̀lọpọ̀ kí n sì máa wọ, wọ aṣọ mi mímọ̀ ní gbogbo ìgbà, mímọ̀ ní gbogbo ìgbà. Ní kókó, mo máa ń fọ aṣọ nígbà tí mo bá rí àkókò tó da púpọ̀ jùlọ ní òwúrọ̀ tàbí ní ọjọ́ ìsinmi. Iyẹn, iyẹn ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ara mi mọ́, kí iléra mi dà, kí n sì ní ìtẹ́lẹ̀, kí n sì ní ìtẹ́lọ́rùn nínú ara mi.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀ èdè mi tí a tún ń pè ní NIN. Nọ́mbà yìí ó jẹ́ ohun pàtàkì gan fún gbogbo ara ilẹ̀ Nàìjíríà, nítorí pé ó ń jẹ́ ká jẹ́ ẹni tí ìjọba lè dá mọ̀. Nígbà tí mo lọ, nígbà tí mo lọ, mo lọ, lọ forúkọ sílẹ̀ fún, fún wọn, gba àwòrán ojú mi, àṣẹ lè ṣe ọwọ́ mi àti àwọn ìtàn ara ẹni mi kí ìdánimọ̀ mi lè pẹ́ yẹ. Nọ́mbà orílẹ̀ èdè yìí ń ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ fún àpẹrẹ. Tí mo bá fẹ́ ṣe, tí mo bá fẹ́ ṣe àkànṣe ilé ìfọwọ́pamo, ra SIM káákiiri ká, káákiiri fóònù tàbí ṣe ìforúkọ sílẹ̀ sí iṣẹ́ kan, wọ́n máa bèrẹ̀ fún NIN. Wọ́n máa bèrẹ̀ NIN. Ìyẹn ń fihàn pé kò sí ba ṣe, kò sí bá, kò sí bá ṣe lé yàgò fún ní ayé òde òní. Ní tí ara mi, mo rí i pé nígbà tí mo bá ní NIN, mo máa ní ìtẹ́lọ́rùn pé ìjọba mọ̀ mí gẹ́gẹ́ bí ara orílẹ̀ èdè. Ó tún ń jẹ́ kí ìlera àbò dáa si, nítorí pé ó di ẹ̀tàn àti ìfarapa kúrò. Nígbà tí gbogbo ènìyàn bá ní nọ́mbà ìdánimọ̀, ó rọrùn fún ìjọba láti ṣètò ìdàgbàsókè, ẹ̀tò ìlera àti ìrànlọ́wọ́ sí àwọn ará ìlú. Mo tún máa ń gbá àwọn ọ̀rẹ́ àti, ẹbí mi níyànju pé kí wọ́n forúkọ sílẹ̀ fún NIN. Tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀, kò gba akókó púpọ̀ ó sì ṣe pàtàkì gan fún ọjọ́ iwájú wa. Pẹ̀lú NIN, a lè rí, a lè rí pé a jẹ́, a lè rí pé a jẹ́ apá kan ìlú wa dáadáa. A sì lè lo, a sì lè lo ọ̀pọ̀ àfààní sí ìjọba tí ìjọba àti àwùjọ, àwùjọ ń pèsè. Ní kókó bẹ́ẹ̀ ni mo ní nọ́mbà orílẹ̀, orílẹ̀ èdè mi. Mo tún mọ̀ pé ó ṣe pàtàkì fún ìdánimọ̀.

Ìrọ̀rí mé, ìrọ̀rí mélòó ni o máa ń lò? Nípa ìrọ̀rí àti àwọn ǹkan ìtọ́jú ara tí mo máa ń lò, kìí ṣe pé mo máa ń lò pọ̀ púpọ̀ jù, ṣùgbọ́n mo máa ń yá àwọn tí ó ṣe pàtàkì jù lọ fún ìlera àti ìmọ̀tótó ara mi. Ní gbogbo ọjọ́, mo ní àwọn ìrọ̀rí mẹ́ta tàbí mẹ́rin tí mo máa ń lò, lorororo. Akọ́kọ́ ni ọṣẹ. Mo máa ń lo ọṣẹ tó dára tí kò ní kẹ́míkà púpọ̀ torí pé mo fẹ́ kí ara mi mọ́ dáadáa, kí n mọ́ dáadáa, kí àwọ̀, kí àwọ̀ ara mi sì má bàjẹ́, sì má bàjẹ́. Mo máa ń wẹ ara mi lẹ́ẹ̀meji lójoojúmọ́ ní òwúrọ̀ ṣáájú kí n lọ síbi iṣẹ́ tàbí ilé ẹ̀kọ́ àti ní alẹ́ tí mo bá padà sílé. Elẹ́ẹ̀kejì ni kẹ́ẹ̀mù tàbí kírímù ara, kẹ́ẹ̀mù tàbí kírímù ara. Lẹ́yìn tí mo bá wẹ̀, mo máa ń, mo máa ń fi kẹ́ẹ̀mù, kẹ́ẹ̀mù lò lórí ara mi kí àwọ̀, kí àwọ̀ ara mi má, má má, má bá gbẹ, tí ọwọ́ ara mi máa gbẹ ki, kí ó sì lè, kí ó sì lè rọrùn kí ó sì dá bí ẹni pé a ṣọjú rẹ̀ dáadáa. Elẹ́ẹ̀kẹta ni ìrọ̀rí tàbí turárì. Ǹkan ta ń pè ní perfume. Mi ò kí ń lo púpọ̀ gan, mi ò kí ń lo púpọ̀ gan ṣùgbọ́n mo máa ń lo díẹ̀, pàápàá jùlọ tí mo bá ń lọ síbi, tí mo bá n lo síbi pàtàkì bí ìpàdé ilé ìjọsìn tàbí àjọṣẹ kan ìrọ̀rí jẹ́ ń jẹ́ kí eeyan dùn láti súnmọ́ mi. Ó sì ń jẹ́ kí n ní ìgboyà síi nígbà tí mo bá ń bá èeyàn sọ̀rọ̀. Elẹ́ẹ̀kẹrin ni deodorant tàbí roll-on. Èyí ṣe pàtàkì gan fún mi torí pé ó dènà òórùn ara. Ó sì ń jẹ́ kí n màa lérò pé mò mọ́. Mo sì, mo sì, mo sì tutù ní gbogbo ọjọ́. Mio kíi jáde, mio kií jáde kúrò ní ilé láì fi roll on torí pé ìmọ̀toto jẹ́ àpá kan pàtàkì nínú ìwà ẹni. Ní kókó, mo tún le sọ pé mo máa ń lo ìrọ̀rí, ìrọ̀rí mẹ́ta sí mẹ́rin lójoojúmọ́. Ọṣẹ, ọṣẹ, kẹ́ẹ̀mù ara, roll on àti ìrọ̀rí turárì díẹ̀. Mi ò fẹ́ lo púpọ̀ jù torí pé mo fẹ́ jẹ ẹni tó rọrùn tó mọ́ tí ara rẹ̀ ṣe dá. Fífí ara mi, fífara mọ́, fífí ara mọ́ àti lílo ìrọ̀rí dáadáa. Ó jẹ́ kí ènìyàn ní ìgbọ́kànlé ara ẹni. Ó sì ń jẹ́ kó rọrùn fún láti bá àwọn ẹlòmíràn ṣiṣẹ́ àti bá wọn gbé. Ìdí nìyẹn tí mo fi yán àwọn tí ó ṣé pàtàkì jù lọ tí mo sì ń lò wọ́n lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ apanilẹ́rin? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn al-àlò-al-àlọ́ apanilẹ́rin gan. Àlọ́ apanilẹ́rin kì í ṣe ìtàn tí a ń sọ̀rí n ṣeré ṣeré lásán. Wọ́n jẹ́ àpakan pàtàkì nínú àṣà ìgbésí ayé Yorùbá. Látì ìgbà kékeré, mo ti mọ̀ pé àwọn àlọ́ yìí kún fún ọgbọ́n ìtàn ìgbésí ayé àti ẹ̀kọ́ tó lè ran ènìyàn lọ́wọ́. Nígbà tí a bá ń gbọ́ àlọ́ apanilẹ́rin, a máa ń rẹ́rìn-ín a sì máa ń gbádùn ìtàn náà. Kì í ṣe ẹ̀rín nìkan ni wọ́n, ni wọ́n múwa wọ́n tún ní, wọ́n tún kọ́, wọ́n tún kọ́ wa nípa bí a ṣe, bí a ṣe yẹ kí wùwà, bí a ṣe yẹ kí a bá ènìyàn, ènìyàn mìíràn lọ àti bí a ṣe lè yára wa kúrò nínú ìwà burúkú. Yorùbá máa ń fí ẹranko ṣe àpẹẹrẹ bí ìjàpá, ẹkú, eku, ẹkú tàbí ajá. Gbogbo ẹranko wọ̀nyí máa ń sọ́juwa ìwà kan. Ìjàpá sábà máa ń tọ́jú ọgbọ́n àti ẹ̀tàn. Kí-kíníún sì ń tọ́jú agbára. Ajá sì ń tọ́jú ìfaramọ́ tàbí ìgbọràn. Ohun tí mo fẹ́ràn nípa àlọ́ apanilẹ́rin ni pé wọ́n, wọ́n ń kó ìdílé jọ nígbà tí àtijọ́, ní ìgbà àtijọ́. Lẹ́yìn tí a bá jẹun lọ́lẹ̀, gbogbo ẹbí máa jókòó yíká iná tàbí nínú àgbàlá. Àgbàlagbà kan á bẹ̀rẹ̀ sí, á bẹ̀rẹ̀ sí í sọ àlọ́. Àwọn ọmọ yóò sì máa gbọ́ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ wọn, a sì máa dáhùn nígbà tí a bá bẹ̀rẹ̀. Èyí máa ń jẹ́ kí ìbáṣepọ̀ wa pọ̀ síí, kí ìbáṣepọ̀ láàárín àgbàlagbà àti àwọn kékeré túbọ̀ lágbára. Àlọ́ apanilẹ́rin tún ń kọ́ wa nípa ìfaradà àti ìrònú ìjìnlẹ̀. Nígbà mìí, ẹni tó bá jẹ́ ẹni tí kò rọ̀ dáadáa nínú àlọ́ ni ó máa ń sọ̀rọ̀, tàbí ẹni tó bá jẹ́ aláìgbọ́n ni ó máa ń wo ìṣòro nípa, ìṣòro nípa abẹ àkàn wá pé kí a má rò kí a tó sọ̀rọ̀. Mo tún fẹ́ràn àlọ́ apanilẹ́rin nítorí pé wọ́n jẹ́ kó rọrùn fún wa láti lòye òtítọ́ nípa, nípa sẹ́ ìtàn. Nítorí gbogbo ìdí wọ̀nyí, mo lè sọ pé, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rin gan. Wọ́n ń mú wa yọ, wọ́n ń kọ́ wa, wọ́n sì ń jẹ́ kó, wọ́n ń jẹ́, wọ́n ń jẹ́ kó jáde pé a mọ ẹni tí a jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá.

Èdè wo ni o fẹ́ kọ̀? Ẹ̀kaabo gbogbo yin. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa ìbéèrè tó ìbéèrè kan tó sé pàtàkì gan. Èdè wo ni mo fẹ́ kọ̀ àti ìdí tí mo fẹ́ kọ̀. Lóòtọ́ mo fẹ́ kọ́ èdè, èdè Gẹ̀ẹ́sì dáadáa torí pé èdè yi, èdè yin fi èdè náà fi ba ayé gbogbo sọ̀rọ̀. Èdè Gẹ̀ẹ́sì, púpọ̀ ní ìmọ̀ ẹ̀kọ́, iṣẹ́ àti ìbánisọ̀rọ̀ àgbáyé wà ní èdè Gẹ̀ẹ́sì. Nípasẹ́ kíkó, kíkó, kíkọ èdè yí dáadáa, mo lè ká ìwé púpọ̀, wo fíìmù láìsí, láìsí ìtumọ̀ àti bá àwọn ènìyàn láti orílẹ̀ èdè mi sọ̀rọ̀. Ṣùgbọ́n kì í ṣe Gẹ̀ẹ́sì nìkan, mo tún fẹ́ kọ èdè mi bí i Faransé tàbí Spanish. Torí pé àwọn èdè yẹn wọn jẹ́ èdè pàtàkì ní ọ̀pọ̀ orílẹ̀ èdè. Kíkọ èdè mi máa ń ṣí ọ̀nà sí iṣẹ́ tuntun, rí àjo àti ọ̀rẹ́ tuntun. Nígbà tí mo bá mọ èdè ju ọ̀kan lọ, mo máa rí ayé lọ́nà tó dúró ju tẹ́lẹ̀ lọ. Pẹ̀lú èyí, èdè jẹ́ apá kan pàtàkì nínú àṣà. Nígbà tí a bá kọ́ èdè ẹnì kan, a tún ń kọ ìtàn wọn, ìgbàgbọ́ wọn àti bí wọ́n ṣe ń rọ. Èyí máa ń jẹ́ kí a ní ìbáṣepọ̀ tó dá pẹ̀lú wọn, kò sì dìn àríyànjiyàn kù. Ní ìparí, èdè tí mo fẹ́ kọ̀ ṣì mó ṣe fún ìgbéraga nìkan, ṣùgbọ́n fún ìṣ fún ìtẹ̀síwájú ara mi mọ́ àti àlàáfíà ayé. Mo fẹ́ jẹ́ ẹni tó lè ba gbogbo ayé sọ̀rọ̀ tí ò sì lè lóye àwọn, àwọn mi dáadáa. Ẹ̀ ṣe gan fún gbígbọ́ mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Ẹ káàbọ̀ gbogbo yín, lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ìbéèrè kan tó ṣe pàtàkì gan nínú ayé iṣẹ́. Ṣé ó dá kí a máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lù àwọn oníbàárà? Tàbí ṣe iṣẹ́ yìí ní àfààní kankan fún wa gẹ́gẹ́ bí ẹni tó ń títẹ tàbí oníṣọ̀wọ̀? Ní ìbéèrè e jẹ́ kí n sọ pé bẹ́ẹ̀ni, jẹ́jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà lè jẹ́ ohun rere kan. Nígbà tí a bá jókòó pẹ̀lú oníbàárà láti jẹun, a kì ń kọ sọ̀rọ̀ iṣẹ́ nìkan, a tún ń kọ ìbáṣepọ̀, a mọ ara wa dáadáa, a sì fi ìbànújẹ́ àti ìfọ̀kànbalẹ̀ hmm, Ìbáṣepọ̀ yìí lè jẹ́ kó rọrùn fún oníbàárà láti gbékelèwa torí pé wọ́n máa rí ìgbà kíi ṣe ẹni tó ń wọ̀ wá nìkan, ṣùgbọ́n ẹni tó ń tùní àánú àti ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn. Ní ìkejì, jíjẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà tún lè jẹ́ ọ̀nà láti bá wọn sọ̀rọ̀ nípa ohun tí wọ́n fẹ́ gan nígbàmí. Nínú ọ́fíìsì tàbí ìpàdé, ènìyàn máa túbọ̀ níra láti sọ òtítọ́ ìrònú wọn, ṣùgbọ́n níbí tí a bá jókòó jẹun, ẹnu máa ń tu ọ̀nkan maa n balẹ̀, a tì lè gbọ́ ohun tó ní oníbàárà fẹ́ gan nípa iṣẹ́ wa, ọjà wa tàbí ìranṣẹ́ wa. Èyí lè ràn lọ́wọ́ láti mú iṣẹ́ wa dárì sí. Síbẹ̀síbẹ̀, a gbọ́dọ̀ tún mọ̀ pé jíjẹ oúnjẹ pẹ̀lú oníbàárà kì í ṣe ohun tí a gbọ́dọ̀ ṣe láì ṣọ́ra. Ó gbọ́dọ̀ mọ bí a ṣe máa wúwa wa, ó gbọ́dọ̀ jẹ́ ẹni ìwà pẹ̀lẹ́, ẹni ìbáṣepọ̀ dáadáa tí a tún mọ ohun tí ayé kí á sọ àti ohun tí a kò yẹ kí á sọ. A kìí ṣe kó dàbí pé a ń lo àkókò náà láti ṣe eléèrí ara wa nìkan tàbí láti sọ̀rọ̀ ohun tí kò bọ́ fún. Pẹ̀lú èyí, kìí ṣe gbogbo oníbàárà yóò fẹ́ jẹ oúnjẹ pẹ̀lú wa. Àwọn kan wà tó jẹ pé wọ́n fẹ́ kí ìbáṣepọ̀ jẹ́ sí iṣẹ́ nìkan. Nígbà bẹ́ẹ̀, a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìfẹ́ wọn, kò sì jẹ́ pé a ń fi ara wa lé wọn lórí. Ní ìparí, mo fẹ́ sọ pé jíjẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà lè jẹ́ ọ̀nà rere láti kọ ìbáṣepọ̀, láti mọ̀ wọ́n dáadáa àti láti mú iṣẹ́ wa lágbára. Ṣùgbọ́n ó yẹ kí a máa ṣe jé pẹ̀lú ìmúra ọ̀pọ̀lọpọ̀ ìwà rere àti ìbáṣepọ̀ tó dá ẹṣẹ gan fún gbígbọ́ mi.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan torí pé mo gbàgbọ́ pé ètò dáadáa ní kókó ní àṣeyọrí nínú ìgbésí ayé. Nígbà tí ènìyàn, nígbà tí ènìyàn bá ṣe ètò ó ní, ó ń mọ ibi tí ó fẹ́ lọ, ohun tí ó, ohun tí ó fẹ́ ṣe àbí àti bí ó ṣe fẹ́, bí ó ṣe fẹ́ dé ibẹ̀. Ètò kí jẹ́ ká máa rìn kiri láìní ìsọnsọ́ná. Ó fún wa ní ìmúlọ́kànlẹ̀ àti ìfarabalẹ̀. Ní ìgbésí ayé mi, lójoojúmọ́ mo máa ń bẹ̀rẹ̀ ọ̀sán tàbí òwúrọ̀ pẹ̀lú àtòjọ ohun tí mo fẹ́ ṣe. Mo kàn wọ́n sílẹ̀, mo sì pín wọn sí pàtàkì gan-an àti ẹlẹ́ẹ̀kejì. Èyí ń jẹ́ kí n mọ ohun tí mo gbọ́dọ̀ ṣe kọ́kọ́ kí n tó lọ sí àwọn, àwọn mi bí àpẹẹrẹ tí mo bá ní ìṣe ilé ẹ̀kọ́, ìkàwé àti ìdárayá, mo máa ń ṣe ètò ètò pé kí n parí iṣẹ́ ilé ẹ̀kọ́ mi kí n tó lọ sí ìdárayá kí ọpọlọ mi lè balẹ̀. Ètò tún ràn mí lọ́wọ́ láti teto àkókò mi dáadáa. Àkókò jẹ́ ohun tí a kò lè rà bí a bá ṣọ́nù rẹ̀ àti pàdánù rẹ̀. Nítorí náà, nítorí náà mo máa ń ṣètò pé mo mọ ní, mo ní àkókò fún tíka, fún ìsinmi, fún ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ àti fún ìdárayá. Nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, mo kí ara mi nínú ìsọ̀rọ̀ pé àkókò ò tó tàbí pé mò ń sáré ké láìní èrò. Pẹ̀lú ètò mo tún ka, mo tún kọ ara mi láti jẹ́ aláfara dá. Kì í ṣe gbogbo ohun tí a bá ṣẹ̀ṣẹ̀ ṣe yóò lọ gẹ́gẹ́ bí a ṣe fẹ́. Nígbà mìi ohun kan lè dá ètò wa dúró ṣùgbọ́n torí pé mo ti ní ètò ó ràn fún láti yí ọ̀nà padà láti ṣàfúnṣẹ́ kí n sì tún gbé mọ́ o sí. Ètò ń jẹ́ kí n mọ ibi tí mo fẹ́ dé torí náà bí ìṣòro bá dé mo mọ ohun tí mo fẹ́ ṣe láti kọjá. Mo tún gbàgbọ́ pé ènìyàn tó ń ṣe ètò máa ń ní ìgbésí ayé tó da ju ẹni tí kì í ṣe ètò lọ. Ètò jẹ́ ká mọ ibi táa fẹ́ lọ nínú èkó, ẹ̀kọ́, iṣẹ́ àti aláwà. Bí àpẹẹrẹ bí mo bá fẹ́ di àmọ̀já nínú ohun kan lọ́jọ́ iwájú mo gbọ́dọ̀ ṣètò pé kí a kí ka, kí n kọ ẹkọ tuntun, kí n ní ṣe, kí n ṣiṣẹ́ takuntakun lórí ara mi lọ́jọ́ ọjọ́. Ní ìparí bẹ́ẹ̀ ni mo jẹ́ ènìyàn tó máa ń ṣètò nìkan. Ètò fún mi ní ìtọ́jú ara ẹni, ìmúlọ́kànlẹ̀ àti ìtẹ́lọ́rùn. Ó jẹ́ kí mọ ohun tí mo fẹ́ ṣe bí mo fẹ́ ṣe àti àkókò tí mo fẹ́ fi ṣe ẹṣẹ gan.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ́ báyìí? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ́ báyìí gan, torí, torí, torí pé ó jẹ́ ibi tí mo tún, mo ti ń tún ara mi ṣe, tí mo sì ń jẹ́, jẹ́ kó dára jù tẹ́lẹ̀ lọ. Nígbà tí mo bá lọ sí ilé ìṣẹ́ báyìí, kì í ṣe pé mo ń siṣẹ́ lórí ara mi nìkan, mo tún ti siṣẹ́ lórí ọkàn àti èrò inú mi, inú mi. Ìdárayá, Ìdára, Ìdárayá n ràn mí lọ́wọ́ láti tu ìrọ́ra ọpọlọ kúrò, kò sì jẹ́ kó rọrùn fún mi láti jó, dojú kọ ìṣòro ayé ojoojúmọ́. Ní gbogbo ìgbà tí mo bá dé ilé ìṣẹ́ báyìí, mo máa ń bèrè bẹ̀rẹ̀ pẹ̀lú ìmúra àwọn ara bíi fífi ara mi gbóná, gígùn kẹ̀kẹ́ amúnáyà tàbí ìdí ẹ̀. Lẹ́yìn èyí, mo máa lọ sí apá kan tí wọ́n ti ń siṣẹ́ lórí agbára, bíi, gigbé ohun, ṣíṣe push up, squat àti plank. Gbogbo ìdára wọ̀nyí ń jẹ́ kó lágbára síi, kò sì jẹ́ kó láyọ̀ àti láti ṣiṣẹ́. Ohun kan tí mo tún fẹ́ràn nípa ilé ìṣẹ́ báyìí ni pé mo pàdé àwọn èeyàn tuntun nígbà míí, a máa ń bá ara wa sọ̀rọ̀, a máa ń fún ara wa ní ìmọ́ríyá àti, àti máa ń rọ́ ara wa lọ́wọ́ láti tẹ̀ síwájú. Èyí ń jẹ́ kó rọrùn fún mi láti máa ṣe dáwọ́ dúró, ón, dúró ní ìdárayá, torí pé mo mọ̀ pé àwọn mi, àwọn mi tún ń gbímọ láti dára sí bí tẹ̀mí. Ilé ìṣẹ́ báyìí tún ń kọ́ mi ní ìfaradà àti ìfarabalẹ̀ nígbà tí mo bá rí pé ara mi ti rẹ̀. Mo máa rántí pé kí n kúrò ní ìdárayá kì í dá mi lórí, mo sì máa tẹ̀ síwájú díẹ̀díẹ̀. Nípa, nípa iṣẹ́ èyí, mo ti kọ ara mi pé kò yẹ kí n sá kúrò ní ìṣòro bí, bí kò ṣe pé, bí kò ṣe pé kí ń jókòó, dojú kọ rẹ̀ pẹ̀lú ìgbọ́ya. Ní ìkẹyìn, lọ sí ilé ìṣẹ́ báyìí jẹ́ àpá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ó ń jẹ́ kó dára fún ìlera ara, ìlera ọ̀pọ̀lọpọ̀ àti ìwà mi lápapọ̀ ní gbogbo ìgbà. Tí mo bá parí ìdárayá, mo máa ń ní ìtẹ́lọ́rùn, mo sì máa ń rí pé mo sùn dáadáa, mo sì máa ń jì pẹ̀lú agbára tuntun. Nítorí nà bẹ́ẹ̀ ni mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ́ báyìí. Mo sì fẹ́ kí i máa tẹ̀ síwájú mí lọ̀, torí pé ó ń, ó ń jẹ́ kó dá mi lórí nínú gbogbo apá kan ìgbésí ayé mi.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ni emi tikara mi, mo maa n ge irun mi ni akoko to ye, kin se pe mo duro. Dé ko burú rárá kí n tó lọ. Nípa iṣẹ́ ìṣe, mo máa ń gẹ irun mi lẹ́ẹ̀kan ní gbogbo ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta. Èyí ni pé mo máa, mo fẹ́ kí irun mi wà lulẹ̀, mo kò sì dá lójú ẹni tó bá rí mi, kò sì dá lójú ẹni tó bá rí mi. Nígbà tí irun bá ti dàgbà jù, ó máa bẹ̀rẹ̀ sí ń dà bí ẹni pé kò ní ìtọ́jú. Mo ò fẹ́, mo ò fẹ́, mo ò fẹ́ irú èyí torí náà mo máa ń ṣètò àkókò kan fún ara mi láti lọ ṣe, láti lọ ṣe elée gígẹ irun. Ni ọ̀sẹ̀ tí mo bá mọ̀ pé mo ní ìpàdé pàtàkì, báyá ìgbéyàwó ìjọsìn tàbí ayẹyẹ kan mo má ń, mo máa ń rí i dá ju pé mo gẹ irun mi ni kí n tó lọ, kí lè hàn dáadáa. Nígbà mi mo máa ń gẹ irun nígbà tí mo máa, tí mo bá rí pé ó ti ń dùn mi tàbí pé ó tún fa òru jù. Ní orílẹ̀ èdè wa Nàìjíríà, òru máa ń pọ̀ gan torí náà gígẹ irun kì í ṣe fún ẹ̀wà nìkan, ó jẹ́ fún ìtura ara wa. Nígbà tí mo bá, mo máa, nígbà tí mo bá gẹ irun mi mo máa ń rí, mo máa ń rí pé mo tura síi, mo sì le ti iṣẹ́ dára láìní ìṣòro. Mo tún máa ń gẹ irun nígbà tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun kan bí i pé mo fẹ́ fojú inú tuntun wò ayé tàbí mo fẹ́ tún ara mi ṣe. Nígbà mi, gígẹ irun máa ń jẹ́ àmì pé mo ti pinnu láti yí ìwà tàbí èrò kan padà. Nígbà tí mo bá wo ara mi nínú dígí lẹ́yìn tí mo bá gẹ irun mi, mo máa ń ní ìmọ̀lára tuntun. Mo tún máa ń ní ìgbé àṣẹ, mo tún máa ń ka owó àti àkókò si. Kì í ṣe pé mo máa ń lọ gẹ irun lójoojúmọ́ torí pé owó àti àkókò tún ṣe pàtàkì. Sugbon mo ri pe, leekan ni gbogbo ose. Nípaṣẹ èyí mo kan, mo ṣàkotọ ara mi dáadáa mo sì fi hàn pé mo ń ìtọ́jú ara. Ní ìparí, mo máa ń gẹ irun mi nígbà tí mo bá rí pé ó ti pé, ó ti pé, tí ó ti bá yẹ́ fún mi. Kì í ṣe pé mo dúró dé kó dàbí igbó, ṣùgbọ́n mo máa ń ṣètò àkókò tó dára fún. Gígẹ irun jẹ́ àpá, àpá kan, àpá kan pàtàkì nínú ìtọ́jú ara. Ó sì ń ràn mí lọ́wọ́ láti, láti ní ìgboyà, ìtura àti ìfara wọn tó dára níwájú àwọn ènìyàn. Nítorí náà nígbà tí mo bá rí pé àkókò tí tó, èmi kì í ṣìyè mí láti lọ gẹ irun mi.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Dájúdájú mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Wọ́n ti, wọ́n sì ti di, wọ́n ti, wọ́n ti ti di àpákan pàtàkì nínú ìgbésí ayé ojojúmọ́ mi. Nígbà tí a bá sọ ẹ̀rọ ọlọ́gbọ́n, a ń tọ́ka sí àwọn irinṣẹ́ amáyé dẹrùn, amáyé dẹrùn tí ó lè, tí ó lè rò, tí ó sì lè ṣiṣẹ́ pọ̀ mọ́ wa láti jẹ́ kí ìgbésí ayé rọrùn, kó sì kí o, kí ó sì múnàádóko si. Apẹ́erẹ́ ní fóònù alágbèéká ọlọ́gbọ́n, tẹlifíṣàn ọlọ́gbọ́n, kọ̀ǹpútà alágbèéká àti àwọn irinṣẹ́ mi tí ò ní ìmò, ìmọ̀ ẹ̀rọ tuntun. Fóònù alágbèéká ọlọ́gbọ́n ni ó máa ń lojúlọ. Pẹ̀lú rẹ̀ ni mo ti ń bá ẹbí àti ọ̀rẹ́ sọ̀rọ̀. Mò ń ka ìròyìn, mo sì ń wá ìmọ̀ tuntun lórí ẹ̀kọ́ àti iṣẹ́. Ó tún ràn mí lọ́wọ́ láti sẹ́tọ àkókò mi dáadáa. Nípa bẹ́ẹ̀ mo mọ ohun tí mo gbọ́dọ̀ ṣe lọ́jọ́, lọ́jọ́ kọ̀ọ̀kan. Mo sì n yágò fún, fún ìfarapa àkókò. Tẹlifíṣàn ọlọ́gbọ́n náà jẹ́ irinṣẹ́ ìdárayá pàtàkì ní ilé wa. A fi, a fi, a finwó ìtàn, fíìmù àti eré ìdárayá lórí ayélujára. Kìí ṣe pé àwọn eré ṣoṣo wò. A tún kẹ́kọ̀ọ́ láti no inú àwọran àti àkọsílẹ̀ tí a bá rí. Ó jẹ́ kí ìdílé wa sún mọ́ ara wa si nítorí pé a máa ń jọ wò ohun kan a sì máa ń jìròro rẹ̀ lẹ́yìn. Kọ̀ǹpútà alágbèéká náà tún ṣe pàtàkì gan. Pẹ̀lú rẹ̀ ni mo ti ń kọ́ ẹ̀kọ́ lórí ìmọ̀ tuntun, mo sì ń ṣe àwọn iṣẹ́ tí mo nílò fún ìdàgbásókè ara ẹ ni. Ó jẹ́ kí n lè ṣiṣẹ́ láti ilé, kí n si lè sábà ṣe àsáró àti ìwádìí nípa ohun tí mo fẹ́ mọ̀ sí. Ní ìparí, àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ti jẹ́ kó rọrùn fún mi láti sẹ́to ayé mi dáadáa, láti kọ́ ẹ̀kọ́ ṣi àti láti ní ìdárayá. Bí ó tilẹ̀ jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra kí a má bàá, kí a má bàjẹ́ lórí lílò rẹ̀, mo gbà pé wọ́n jẹ́ ìbùkún fún ìdàgbásókè ẹni àti ìlera àwùjọ wa.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Ókay, mo máa ń, ní, ní ìgbésí ayé wá léèni, ọ̀nà tí a fi ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn ti pàtàkì gan. Kí n ṣe pé a kàn fẹ́ gba owó ẹnìkan ṣùgbọ́n a tún gbọdọ̀ fi ìwà rere, ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ sí tó dára hàn. Nítemi, mo máa ń gba àwọ-- owó àwọn ènìyàn ní ọ̀nà tí, tí ò ní ìbọ̀wọ̀, ìtẹ́lọ́rùn àti m-- tí ó ní ìbọ̀wọ̀, ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára ẹni, ẹni pé a ń ṣe pepọ. Ní àkọ́kọ́, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìbánisọ̀rọ̀. Mo máa ń, mo máa ń ṣàlàyé kédẹ́rẹ́ ohun tí mo ṣe fún ẹni náà tàbí ohun tí mo máa ń fun. Bí àpẹẹrẹ, bí mo bá jẹ́ ẹni tó ta ọjà tàbí tó ń ṣiṣẹ́ nǹkan, mo máa jẹ́ kí bí, mo máa jẹ́ kí oníbàárà mọ iye owó tó yẹ, kí n sì, kí n ṣàlàyé ìdí owo yẹn fi jẹ bẹ́ẹ̀. Ní ìkẹ́jì, mo máa ń fi ìwà rere hàn. Ni Yorùbá mo máa ń sọ wipé "ìwà lẹ́wa". Bí ìwà bí, bí ìwà mi bá dára sí ènìyàn, wọ́n á rí pé ó, mo jẹ́ ẹni tí ó, tí wọ́n lè, tí wọ́n lè gbẹ́kẹ̀lẹ̀, tí wọ́n lè gbẹ́kẹ̀lẹ̀. Nígbà náà tí mo bá ń bere owó tàbí tí mo bá ń gba owó kò tá bí ẹni pé mo fín agbára mú wọn, ṣùgbọ́n bí enipé mo mọ̀ ọ́n, mo máa ń bá wọn ṣiṣẹ́pọ̀. Èyí jẹ́ kí ìbáṣepọ̀ wa túbọ̀ lágbára. Ní ìkẹta, mo máa ń, mo máa ń lo ọ̀nà tí, tí ò rọrùn fún wọn. Lónìí a ní ọ̀pọ̀ ọ̀nà láti gba owó. Ìsanwó ní owó, ìfiránṣẹ́ owó, owó nípa ṣe báǹkì, owó ìsanwó lórí fóònù tàbí ìkànnì online ni. Mo máa ń jẹ́ kí ẹni tó mọ̀ ọ́n, tó máa ń gba owó lọ́wọ́ ọ̀nà, yí ọ̀nà tí, tí ò rọrùn jù lọ fún. Bí ó bá fẹ́ ṣì sanwó mi mo, mo gbàá. Bí ó bá fẹ́ lọ, mo, bí ó bá fẹ́ lọ fíránṣẹ́ sí báǹkì, sanwó lórí áàpù tàbí sanwó lórí áàpù mo sì máa gbàá. Ní ìkẹyìn, mo máa ń jẹ́ ẹni olóòtítọ́. Mo fẹ́ gba owó ju ohun tí mo yẹ, tí mo yẹ lọ. Bí iṣẹ́ kan bá tó owó, tọ́ owó kan, mi ò ní gbìyànjú láti fi owó pọ̀ sí láìsí ìdí. Ní Yorùbá a máa ń sọ pé "òtítọ́ kì í, kì í bàjẹ́". Bí mo bá ń ṣiṣẹ́ pẹ̀lú òtítọ́, àwọn ènìyàn máa mọ̀ pé mo jẹ́ ẹni tí wọ́n lè gbẹ́kẹ̀lẹ̀. Wọ́n a, wọ́n a sì máa sanwó láìsí ìṣòro. Ní ìkarun, mo mọ̀, mo máa ń fi ọpẹ́ hàn lẹ́yìn tí mo gba owó. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó sanwó. Mo sì máa ń sọ pé mo mọ̀, mo rí rí, mo rí rí ìbò, ìbọ̀kanlẹ̀ tí mo, tí wọ́n fi sí mi. Ọpẹ́ yìí kì í ṣe pé kò jẹ́ gbólóhùnsọ́ṣọ́ sóṣó, ṣùgbọ́n kò jí, kò jẹ́ kó dá láti inú ọkàn mi. Nígbà tí ènìyàn bá rí pé mo rí rí wọn, wọ́n á tún lè, wọ́n á tún fẹ́ ṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ iwájú. Ní ìparí, bí mo ṣe ń gba owó àwọn ènìyàn kì í sì, kì í ṣe pẹ̀lú ìfọkànsẹ́ owó nìkan, ṣùgbọ́n pẹ̀lú ìbáṣepọ̀ àti ìwà rere.

Ṣé o ní àgbàlá ojó ojo? Ìtumọ̀ rẹ̀ ńi pe sé mo ní àgbàlá tàbí ibi tí omi ojo ti máa ń wọ̀ tàbí kójo. Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá ojò. Ó ti ṣe díẹ̀, ó ti ṣe jẹ́ apá pàtàkì nínú ilé wa. Ní Yorùbá, àgbàlá ọjọ́ ni ibi tí omi, àgbàlá òjò ni ibi tí omi òjò ti máa ń kó jọ tàbí tí omi bá ti ń gbá láti inú orí ilé wá sílé. Àgbàlá yìí lè jẹ́ ààyè tí a fi ń tètò omi, tí a fi ń dá ìyì ìsàn omi tàbí a fi ń dààbò ilé kúrò nínú ikú omi. Ní ilé wa, a ti sètò àgbàlá òjò dáadáa. Orí ilé ilé wa ní páìpù tó ń darí omi òjò wá síbí. Nígbà tí òjò bá rọ̀, omi, omi kí-kí tán káàkiri nílẹ̀, ó máa lọ sí àgbàlá yẹn. Èyí jẹ́ kí ó rọrùn fún wa láti ṣàkóso omi kí a má sì ba jẹ́ ilé tàbí kó wọnú yàrá. Àgbàlá òjò tún ran wa loeo láti pa àyíká mọ́. Nígbà tí a bá ní ibi tí omi òjò ti ń bà lọ dáadáa, kò ní dá omi dúró sílé níbi tí yóò ti ń rán rún ilé tàbí yóò ti ń fà á run. Ní Yorùbá a máa ń sọ pé ilé tí a kò bá tọ́jú ni ó wọn, ni ó tàn wá jẹ. Bẹ́ẹ̀ni, so pẹ̀lú èyí àgbàlá òjò, àgbàlá òjò tún lè jẹ́ àǹfààní fún wa nípa omi. Nígbà mìíràn, a lè kó omi òjò sínú àpò wa tàbí bá ti lọ á ti lò fún fífọ aṣọ, fífọ ilé tàbí fí-fífọ ọ̀gbìn. Ṣùgbọ́n àgbàlá òjò tún ní ìṣòro tí a gbọ́dọ̀ ṣọ́ra fún. Bí a kò bá mú, mú dáadáa, ìdọ̀tí lè kó jọ síbẹ̀. Sí omí bá dúró pé ó lè di ibi tí kọ́kọ́rọ́ àti ẹ̀fọn ti ń gbé. Ní ìparí bẹ́ẹ̀ni mo ní àgbàlá òjò. Mo sì mọ̀ pé ó ṣe pàtàkì gan ni.

Kí ni o máa ń ṣe nígbà tí ojò bá ń rọ̀? Nígbà tí ojò bá ń rọ̀, ọ̀pọ̀ nǹkan ló máa ń yí padà nínú ìgbé ayé wa. Ojò kì í ṣe òmi láṣan, ó jẹ́ àpá kan nínú ayé wà tí ó ní, tí ó mú ìta, ìtura, ìtúnṣe àti ìbùkún, ìbùkún wá. Nítèmi, nígbà tí ojò bá ń rọ̀, mo máa ń lo àkókò yẹn láti sinmi, láti ṣètò ara mi. Láti sí àwọn ohun tó mu, tí mo gé àkókò ṣe lọ́jọ́ sí òórùn gbígbẹ. Ní àkókò nígbà tí ojò bá ń rọ̀, mo máa ń dúró sílé. Mo máa ń rí, mo máa ń rí dájú pé mo wà níbí tí mo ti ní ààbò. Bí mo bá tí ní láti jáde, mo máa ń, mo máa ń wọ aṣọ tó yẹ bíi jákẹ́ẹ̀tì, bàtà tí ó mi, kí ó le wọ àti àgbọ̀ orun. Ṣùgbọ́n tí kò bá sí nǹkan pàtàkì tó, tó ń pè mí jáde, mo, mo máa ń fẹ́ràn láti jókòó nílé kí n gbáríwọ ojò ṣé ó ń lórí òrùlé. Àwọn iyẹn máa ń mú ìtura wá sí ọ̀kan mi. Ní ìkéji, mo máa ń lo àkókò òjò láti ka ìwé tàbí kọ́ ẹ̀kọ́ tuntun. Nígbà tí ojò bá ń rọ̀, àyíká máa ń dààlà, kò sí àjò púpọ̀ níta. Èyí n jẹ́ kó rọrùn fún mi láti kọ ara mi jò kí n sì dojú kọ ìmọ̀. Mo lè ka ìwé Yorùbá gẹ̀ẹ́sì tàbí ìwé tó jọmọ́ iṣẹ́ tí mò ń ṣe. Nígbà mi, mo tún máa ń wo fíìmù tàbí síṣẹ́ lórí tẹlifíṣàn. Ṣùgbọ́n mo máa ń yá ohun tó lè kọ́ mi nǹkan tàbí tó lè jẹ́ kí n ráyè ronú. Ní ìkéta, nígbà tí ojò bá ń rọ̀, mo máa ń lo àkókò yẹn láti rò nípa ara mi àti ètò ayé mi. Ojò máa ń jẹ́ kí àyíká dà lọ́kàn, kò sì jẹ́ kí n ráyè ronú dì. Mo máa ń bẹ̀erẹ̀ lọ́wọ ara mi pé, mo máa ń bẹ̀erẹ̀ lọ́wọ ara mi pé kí ni mò ń ṣe dá, kí ni mò ń ṣe dáadáa? Kí ni mo tún lè ṣe dára si? Nígbà mi, mo máa ń kọ́ àwọn èrò wọ̀nyí sílẹ̀ sínú ìwé kí n lè wọn gẹ́gẹ́ bí ìsọ̀sọ̀na fún ọjọ́ iwájú. Ní ìkẹrin, mo máa ń lọ, mo máa ń lo àkókò òjò láti sun dáadáa. Ojò máa ń mú afẹ́fẹ́ tuntun wá, ó sì máa ń jẹ́ kó rọrùn fún ara láti sinmi. Nígbà tí ara bá sinmi dáadáa, ọpọlọ náà á túbọ̀, ọpọlọ náà á túbọ̀ ṣiṣẹ́ dáadáa. Ní ìkarun, nígbà tí ojò bá ń rọ̀, mo tún máa ran àwọn mi lọ́wọ́ bí mo bá lè ṣe. Bí mo bá rí pé ẹnikan wà nínú ìṣòro nítorí ọjọ́, nítorí ojò, bí ẹni tí mo wò ilé rẹ̀ tàbí ẹni tí kò rí ibi gbádúró, mo máa gbìyànjú láti fi ọwọ́ ṣe ohun, láti fún un ní àbà tàbí láti fi nǹkan kékeré rán lọ́wọ́. Ní Yorùbá, a máa ń sọ pé ọmọlúàbí kì í rí ìṣòro kó kọjá. Ní ìparí, nígbà tí ojò bá ń rọ̀, kì í ṣe pé mo kàn sá kúrò ní omi nìkan mo, ṣùgbọ́n mo lo àkókò yẹn láti sinmi, láti kọ ẹ̀kọ́. Ṣùgbọ́n láti sinmi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Nígbà tí àsìkò ìparí iṣẹ́ bá súnmọ́, ọ̀pọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀. Ìrọ̀rùn, ìrẹ̀wẹ̀si tàbí ìyọrí sí pé a fẹ́ kí ọjọ́ parí yára. Ṣùgbọ́n ní tèmi, mo máa ń gbìyànjú láti kojú àkókò yẹn pẹ̀lú ọgbọ́n, ìṣètọ́ àti ìmúra sílẹ̀. Ni àkọ́kọ́, mo máa ń tún atúnkó iṣẹ́ mi ṣe. Mo máa ń wo ohun tí mo ti ṣe tán, ohun tí ò kú àti ohun tí tó, tí ó ṣe pàtàkì jùlọ kí ọjọ́ tó parí. Mo máa ń ṣètò àwọn iṣẹ́ wọ̀nyí ní àṣẹ kí n lè mọ èyí tó mọ́ gbọ́dọ̀ kọ́kọ́ parí. Èyí ń jẹ kó rọrùn fún mi láti máa ti ṣẹ́ pẹ̀lú ìmúlò lífẹ̀ kì í ṣe pẹ̀lú ìbànújẹ́. Ní ìkejì, mo máa ń gbìyànjú láti dójù kó iṣẹ́ tó kù pẹ̀lú agbára tuntun. Bí mo ṣe mọ̀ pé àkókò ń lọ, mo máa ń fi gbogbo ọ̀pọ̀lọ́ mi sí i kí ń má bàjẹ́ mọ̀ pé fi ìrẹ̀wẹ̀sì bá mi lọ. Nígbà mí mo máa ń gbá iṣinmi kékeré bí i iṣẹ́jú márùn-ún tàbí mẹ́wàá kí n lè tún ara mi ṣe kí n tó tẹ̀ síwájú. Ní ìkẹta, mo máa ń ti ṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ mi. Tí a bá ní iṣẹ́ tó pọ̀ jùlọ, mo máa ń bèèrè ìrànlọ́wọ́ tàbí mo tún máa ń fi ẹlòmíràn ní ìrànlọ́wọ́. Ní Yorùbá a máa ń sọ pé ọkàn ṣọṣọ kìí gbé igi dé orí òkè. Nípasẹ̀ iṣẹ́pọ̀ lè parí iṣẹ́ yára yára o ṣi lè dín ìrọ̀rá kú. Ní ìkẹhìn, mo máa ń ṣètò ara mi fún ọ̀la. Nígbà tí mo bá fẹ́ parí iṣẹ́ ọjọ́, mi ò kan dúró ní pé mo ti rẹ̀. Mo tún máa ń wo ohun tí mo gbọ́dọ̀ ṣe lọ́la. Mo máa ń kó àtòkò kékeré sílẹ̀, iṣẹ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìpádé tí mo ní àwọn ti ohun tí mo gbọ́dọ̀ rántí. Èyí ń jẹ kó rọrùn fún mi láti bẹ̀rẹ̀ ọjọ́ tuntun láìsí ìdárúdàpọ̀. Ní ìkarun, mo máa ń pa gbogbo ohun tí mo, tí mo lò mọ́. Mo máa ń rí pa kọ̀ǹpútà, mo máa ń ṣètò tábìlì mi. Mo máa ń fi ìmọ̀lára pé mo ti ṣe iṣẹ́ dáadáa sí ọkàn mi. Èyí ń jẹ́ kó dá mi lójú pé mo parí ọjọ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn kì í ṣe pẹ̀lú ìbànújẹ́. Ní ìparí, bí mo ṣe ń kọjú àsìkò ìparí iṣẹ́ kì í ṣe pẹ̀lú ìṣọ̀kan, owó tàbí ìṣòro. Wọ́n pẹ̀lú iṣẹ́ tó ma sílẹ̀ àti ìtóbi ọkàn. Nípa bẹ́ẹ̀ mo lè parí ọjọ́ mi pẹ̀lú ìtẹ́lọ́rùn, mo sì lè bẹ̀rẹ̀ ọjọ́ tuntun pẹ̀lú agbára àti ìmọ̀lára rere.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Nígbà tí mo wà ní ilé ìwé, ọ̀pọ̀ kókó ẹ̀kọ́ ní mo, kókó ẹ̀kọ́ tí mo kọ ṣùgbọ́n kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ ni èdè Yorùbá. Ìdí tí mo fẹ́ràn èdè Yorùbá ni pé ó jọmọ àṣà, ìtàn àti ìdánimọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ni gbogbo kókó ẹ̀kọ́ Yorùbá ni ó jẹ́ kó rọrùn fún mi láti lóye ara mi àti ayé tí mo ń gbé. Ni àkókò, èdè Yorùbá kọ mi, èdè, èdè Yorùbá ń kọ mi bí mo ṣe, bí mo ṣe le bá ènìyàn sọ̀rọ̀ dáadáa. Nípasẹ̀, nípasẹ̀ Yorùbá, mo kọ bí a ṣe ń fi ọ̀rọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìbáṣepọ̀, ì, ìbọ̀wọ̀ àti ìwà rere. Yorùbá kì í jẹ́ kí ara kan sọ̀rọ̀ lásán, ó kọ́ wa bí a ṣe ń kí àgbà, bí a ṣe ń bọ̀wọ̀ fún ènìyàn, bí a ṣe ń, ń wùwà gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Níkéji, mo fẹ́ràn Yorùbá nítorí pé ó kún fún òwe, àlọ́ àti ìtàn. Nígbà tí olùkọ́ wa bá ń kọ́ wa òwe Yorùbá, mo máa rí pé gbogbo òwe ní ìtàn kan wà lẹ́yìn rẹ̀. Bí àpẹẹrẹ òwe bí Ọmọ tí, Ọmọ tí a, tí a kò kọ́ ni yóò gbé, ni yóò gbé ilé tí a kò dá ń kọ́, wá pé ẹ̀kọ́ àti ìtàn ni ṣe pàtàkì gan-an. Àwọn òwe ìwọ̀n yìí wọ́n jẹ́ kó rọrùn fún mi láti lóye ìgbà, lóye ìgbé ayé. Ní ìkẹta, èdè Yorùbá tún jẹ́ kókó ẹ̀kọ́ tí ó ń jẹ́ kí ó rántí ibi tí mo ti wá. Ni ayé òde òní, ọ̀pọ̀, ọ̀pọ̀ òdọ́ ń gbàgbé èdè àti àṣà, àṣà wọn ṣùgbọ́n Yorùbá jẹ́ kó dá mi lójú pé o ò gbọdọ̀ gbà, o ò gbọdọ̀ gbàgbé ìdílé àti ilé bàbá mi. Nípasẹ̀ Yorùbá, mo mọ ìtàn àwọn bàbá ńlá wa bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń gbé àti àwọn ìyẹ́ tí wọ́n fi ń gbá, tí wọ́n fi ń gbé ayé wọn. Ní ìkẹrin, mo tún fẹ́ràn Yorùbá nítorí pé ó rọrùn fún mi láti kọ dáadáa. Bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo kókó ẹ̀kọ́ dára, Yorùbá ni mò ń rí pé ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ mi ń mu, mi ń mu yára yára. Nígbà tí mo bá ń ka ìwé Yorùbá tàbí tí mo bá ń kọ àbá Yorùbá, inú mi máa ń dùn nítorí pé mo ń rí ara mi nínú èdè yẹn. Ní ìkarun, èdè Yorùbá tuntun jẹ́ kó rọrùn fún wa láti máa bá àwọn mi kọ ẹ̀kọ́. Mo lè ran àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ nígbà tí wọ́n bá, tí, tí wọ́n kò bá lóye kọ́kọ́ ẹ̀kọ́, kókó kọ̀ọ̀kọ̀ ẹ̀kọ́ kan. Ní ìparí, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ ni ìwé ní èdè Yorùbá nítorí pé ó kọ́ mi ní ìwà rere, ó jẹ́ kí mọ ara mi, ó jẹ́ fún kí mọ àṣà àti ìtàn ilé mi.

Báwo ni, báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní, níbi iṣẹ́? Ní ìrírí mi, ìṣòro kíì ṣe ohun tí a lè ṣàkúrò nínú, nínú rẹ̀ níbi iṣẹ́. Kíákíá ni mo ti kọ́ pé òun pàtàkì jùlọ ní ìfaradà, ìmúlò ọgbọ́n àti ìbánisọ̀rọ̀ dáadáa. Ní ìrírí mi, ìṣòro kíì ṣe ohun tí a lè ṣàkúrò nínú, nínú rẹ̀ níbi iṣẹ́. Ó lee mú kí ìṣòro pọ̀si lẹ́yìn èyí mo máa ń gbìyànjú láti mọ ipele ìṣòro náà dáadáa. Kí ni, kí ni gan gan tó fà á? Ṣe àìṣẹ́ tí wá jú láàárín àwọn ẹlẹ́gbẹ́ ni tàbí a ailéra nínú ètò iṣẹ́? Tí mo bá ti mọ ìdí tó fa ìṣòro, ó máa rọrùn fún mi láti rí ojú tu. Ìgbésẹ̀ mi níí ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ohun tó kún mi ò fẹ́ pa ìṣòro mọ́ra mi kan, mi nìkan. Mo maa n ba ọ̀gá mi tàbí ẹlẹgbẹ́ mi sọ̀rọ̀ lo fa, lo fà, pẹ̀lú ìbáṣepọ̀ àti ìtẹ́lọ́rùn mo ńfi ìbáṣepọ̀ ń pe àwa níbí kìí ṣe láti bá ara wa jà, ṣùgbọ́n láti rí ojútù papọ̀ pẹ̀lú èyí mo tún tún ṣe lórí ara mi mo máa ń kọ́ ẹ̀kọ́ tuntun, kó jẹ́ ọgbọ́n iṣẹ́ tàbí ọgbọ́n ìbánisọ̀rọ̀. Ìmọ̀ tó tún máa ràn mí lọ́wọ́ láti ko ju ìṣòro pẹ̀lú ìgboyà àti ìmọ̀ lára pé mo lè ṣe ní ìgbà mìí ìṣòro lè jẹ́ kí ẹ̀dá ènìyàn bí pé àwọn ẹlẹgbẹ́ kan kìí báni ṣiṣẹ́ dáadáa ní ìrírí àkọ́kọ́ àkókò bẹ̀rẹ̀ mo máa ń fi ìwà rere ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ mo gbà pé tí aba ní fẹ́ ìtẹ́lọ́rùn àti òtítọ́, ọ̀pọ̀ ìṣòro máa ń túra lóralóra ní ìparí mo máa mọ̀gbà pé ìṣòro kìí ṣe ohun tó dáwa dúró ṣùgbọ́n ohun tó ń kọ́wa ẹ̀kọ́ tuntun bí mo ṣe ń kojú ìṣòro ní ibi iṣẹ́, nípé mo ń dákẹ́ mo ń ronú mo bá àwọn mìràn sọ̀rọ̀ mo sì kọ́ arami síi èyí ni òun jẹ́ kí n ní tún bó dàgbà sí nínú iṣẹ́ mìí, kín sì máa ṣe dáadáa sí lójó ọjọ́.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ ǹkan tuntun níbi iṣẹ́? Ní tòótọ́, ìgbà tí mo kẹ́yìn ń kọ ǹkan tuntun níbi iṣẹ́ ni lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ní ọjọ́ yẹn, mo kọ́ bí a ṣe ń lo irinṣẹ́ tuntun kan tó jẹ́ pé ó ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́ yára yára àti pẹ̀lú àti ṣe kékeré. Ní, ní, ní ṣiṣẹ́ rẹ̀, ní ṣiṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀, mo rántí pé mo lọ, mo lọ, mo lo ọ̀nà àtijọ́ tí ó máa ń gbá àkókò púpọ̀ tí ó sì ń tún máa ń rẹ̀ mí. Ṣùgbọ́n nípa tíí olórí wa kọ́ wa bí a ṣe lè lo irinṣẹ́, irinṣẹ́ tuntun yìí, mo rí pé iṣẹ́ mi rọrùn sí gan. Ní ìbẹ̀rẹ̀ kò rọrùn fún mi láti lóye gbogbo ìgbésẹ̀ rẹ̀, ṣùgbọ́n mo, mo bẹ̀rẹ̀ sí, mo bẹ̀rẹ̀ sí ìbẹ̀rẹ̀, mo sì ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́. Ní ọjọ́ díẹ̀, mo sì mọ bí mo ṣe lè lọ dáadáa. Ohun tí mo kọ nínú ìrì ìrírí yẹn ni pé ẹ̀kọ́ kí á ẹ̀kọ́ kì í parí. Ní gbogbo ibi iṣẹ́ a gbọdọ̀ máa sí ọkàn wa sí ẹ̀kọ́ tuntun. Nígbà tí a bá ń a bá ń kọ ǹkan tuntun, òun jẹ́ kó rọrùn fún wa láti dára sí nínú iṣẹ́ wa. Ó tún ń mú kí a ní ìgboyà sí. Ní báyìí, mò ń gbìyànjú láti máa wo gbogbo àǹfààní tí mo bá rí gẹ́gẹ́ bíi àǹfààní láti kọ ẹ̀kọ́ tuntun. Nítorí mo mọ̀ pé gbogbo ohun tí mo bá kọ lónìí lè ràn mí lọ́wọ́ lọ́la nínú iṣẹ́ àti nínú ìgbésí ayé mi lápapọ̀.

Wákàtí mélòó ni o máa ń wò ojú ìbòjú lójoojúmọ́? Ní ọjọ́ gbogbo mo máa ń, mo máa ń lo àárín wákàtí mẹ́ta sí márùn-ún, ni mo fi ń wò ojú ìbòjú bí i fóònù, kọ̀mpútà tàbí tẹlifíṣàn. Apá kan nínú àkókò yìí jẹ́ fún ẹ̀kọ́ àti iṣẹ́ bí mo ṣe ń ka ìwé lórí ẹ̀rọ èrò, ṣe ìwádí tàbí kọ́ àwọn ìkọ̀wé mi. Apá mìíràn sì jẹ́ fún ìbánisọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ tàbí ẹbí, bí a ṣe ń fi ìkànnì ayélujára ránṣẹ́, wo fídíò tàbí kọ ìwé. Ṣùgbọ́n mo tún mọ̀ pé fífi àkókò púpọ̀ sí ojú ìbòjú lè ní ipa lórí ìlera. Ó lè fa ìrọ́ra ojú, ìgbẹ́mi ara tàbí kí ọpọlọ rẹ rẹrẹ. Nítorí náà mo máa ń gbìyànjú láti ṣètò àkókò mi dáadáa. Nígbà mìíràn mo máa ń dá fóònù sílẹ̀ kí n lọ rìn díẹ̀, kí n ṣe eré ìdárayá tàbí kí n bá wọn ènìyàn sọ̀rọ̀ lóòtọ́. Pẹ̀lú ìmọ̀lára yìí, mo rántí pé ìmọ̀ ẹ̀rọ ń jẹ́ irinṣẹ́ tó daá gan, ṣùgbọ́n a gbọdọ̀ lọ lò ó pẹ̀lú ìmúlò olùfẹ́ kí a má bà á jẹ́, kí a má bà á jẹ́ kí ó gba gbogbo àkókò wa kí ó sì dènà wa kúrò níbi, kúrò ní ìbáṣepọ̀ pẹ̀lú ayé gidi. Nítorí náà bí mo ṣe ń wojú ìbòjú fún wákàtí díẹ̀ lójoojúmọ́, mo tún rí ìdàjú pé mò ń da àárín ìlà sílẹ̀ láàrin àkókò lórí ẹ̀rọ àti àkókò pẹ̀lú ara mi, ẹbí mi àti ọ̀rẹ́ mi. Èyí ló ń jẹ́ kí ìgbésí ayé mi wà ní ìwọ̀ntúnwọ̀nsì.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ní àṣà Yorùbá, ìkíni jẹ́ ohun pàtàkì gan. A gbà pé ìkíni ní ìlàkàkà ìbáṣepọ̀ torí ẹni tó bá kí ó dàbí ẹni pé kò mọ ènìyàn. Nígbà gbogbo tí mo bá pàdé ènìyàn, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe pé mo máa ń kí wọn pẹ̀lú ìbáṣepọ̀ rere, ìtẹ́lọ́rùn àti ìtẹríba. Tí mo bá pàdé àgbà mo máa ń tẹríba mo sì ń sọ pé “ẹ kú àarọ̀ sir”, “ẹ káàrọ̀ ma” tàbí “ẹ kú irọ̀lẹ́”, “ẹ kú ilé o”. Mo mọ̀ pé ìbáṣepọ̀ rere bẹ̀rẹ̀ pẹ̀lú ìbáṣepọ̀ ọ̀rẹ́. Tí mo bá pàdé ẹni tí ó dàgbà jù mí lọ mo máa ń fọwọ́ méjèèjì kí wọn, mo sì máa ń tẹríba fún wọn. Fún àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹlẹ́gbẹ́ mi, mo máa ń kí wọn ní ìtura. Mo máa ń sọ pé “báwo ni?” “ṣé dáadáa ni?” tàbí “kí ló ń lọ?” Mo tún lè fi ẹrin ń kun torí ẹrin jẹ́ kó dàjú pé mo kí wọn pẹ̀lú inú dídùn. Nígbà mi ìkíni máa ń dá lórí ọ̀rọ̀ nìkan. Mo tún máa ń lo ìwàṣi rere bí i dídúró dáadáa fún fífi ojú wọn wò ènìyàn àti fífi ohùn tútù sọ̀rọ̀. Gbogbo èyí ń jẹ jẹ́ kó hàn pé mo bọ̀wọ̀ fún ẹni tí o máa ń bá sọ̀rọ̀. Ní ìparí bí mo ṣe ń kí àwọn ènìyàn jẹ́ àpakàn pàtàkì nínú ìwà mi. Mo gbà pé ìkíni rere mú ìfẹ́, àlàáfíà àti ìbáṣepọ̀ dá láàrín àwọn ènìyàn. Torí náà ní gbogbo ìgbà, mo máa ń rí i daju pé mo kí ènìyàn pẹ̀lú ọ̀kan rere àti ìtẹ́lọ́rùn.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alabaṣiṣẹpọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi gan torí mo gbà pé ìmọ̀ ènìyàn dáadáa ló ń jẹ́ kí iṣẹ́ lọ rọrùn. Kí ìbáṣepọ̀ ti dáa nígbà tí tí a bá mọ ìwà, ìlànà àti àfójúsùn ẹni tí a ti ṣépọ̀ mọ̀, a lè ti ṣépọ̀ láìsí ìjà, láìsí ìbànújẹ́, a sì lè ṣaṣeyọrí pọ̀. Ní ìbẹ̀rẹ̀, mo máa ń wádìí bí wọ́n ṣe ń ti ṣẹ́, bí wọ́n ṣe ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti bí wọ́n ṣe ń kojú ìṣòro. Díẹ̀ lára wọn máa ń yára ṣiṣẹ́, díẹ̀ sì fẹ́ àkókò. Mo sì máa ń fi ara mi bá ìṣòro si wọn mu. Èyí ń jẹ́ kí a lè pín iṣẹ́ dáadáa kí ẹni kọ̀ọ̀kan sì mọ ipa tí yóò kó. Mo tún máa ń ṣọ́ra láti mọ̀ wọ́n mọ ohun tí ń mú wọn lórí yà àti ohun tí ń mú wọn bínú. Nígbà tí mo bá mọ èyí, mo lè yàgò fún iṣẹ́ tí yóò fa ìṣòro. Fún àpẹẹrẹ, tí mo bá pe pé ẹlẹ́gbẹ̀ẹ́ kan kì í fẹ́ kí a fọ̀rọ̀ rẹ̀ kúrò ní kíláàsì tàbí níbi iṣẹ́, màá bọ̀wọ̀ fún un. Èyí ń jẹ́ kí ìbáṣepọ̀ wà túbọ̀ lágbára. Mo tún máa ń ṣe wádìí àgbára ẹni kọ̀ọ̀kan, ohun tí wọ́n dára sí àti ibi tí wọ́n nílò ìrànlọ́wọ́. Tí mo bá rí pé ẹlẹ́gbẹ̀ẹ́ kan dára sí àtúnṣe, èmi sì dára sí ìṣètọ́, a lè ṣiṣẹ́pọ̀ kí ìṣe wa péye. Nígbà mi mo máa ń bá wọn jíròrò, mo máa ń bèèrè ìbéèrè, mo sì máa ń fetí sílẹ̀ kí n tó dáhùn. Màá kọ́kọ́ gbọ́ ohun tí wọ́n ń sọ. Ìfaramọ́ yìí jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ nínú mi, wọ́n sì máa ń rí i pé mo jẹ́ ẹni tó fẹ́ àlàáfíà. Ní ìparí, ṣèwádìí àwọn alágbàṣiṣẹ́pọ̀ kì í ṣe ìṣọrá lásán, ó jẹ́ ọ̀nà kan láti kọ ìbáṣepọ̀ tó dáa, tó sì lè mú ìṣeyọrí wá. Ní gbogbo ibi tí mo bá wà, ní kíláàsì tàbí níbi ẹgbẹ́ kan, mo máa ń rí i dájú pé mo mọ àwọn tí mo ti ṣépọ̀ mọ̀ kí a lè bá ara wa ṣiṣẹ́ pẹ̀lú ìbáṣepọ̀ ọ̀pọ̀lọ́ àti àlàáfíà.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àbí ìrọ̀lẹ́? Tí a bá béèrè lọ́wọ́ mi pé ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìdáhùn mi ni pé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gan. Òwúrọ̀ jẹ́ àkókò tí ayé ti ń tún ara rẹ̀ ṣe, tí oun gbogbo sì ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìrètí tuntun. Nígbà tí mo bá dí ní òwúrọ̀, mo máa ń rí pé inú mi balẹ̀, ọpọlọ mi sì mọ́. Ìmọ́lẹ̀ ìwúró, òwúrọ̀ kì í lè, kì í lè, kì í sì gbóná jù. Ó ràn mí se ojú, ó sì ń fún ni ìtúnú. Nígbà tí òòrùn bá yọ láti ìlà òòrùn, mo máa ń rí pé ayé dàbí ẹni pé onun rẹ̀ ń mú un si sí wà. Ohun gbogbo, ohun gbogbo, ohun gbogbo ń dùn, ẹyẹ ń, ẹyẹ ń kọrin, afẹ́fẹ́ tuntun ń fọ, ayé sì ń dá mí lójú pé ọjọ́ tuntun kan ti bẹ̀rẹ̀. Òwúrọ̀ tún jẹ́ àkókò tí mo lè ronú, tí mo lè ronú díńlẹ̀, tí mo lè ṣètò ọjọ́ mi. Mo máa ń bèrè lọ́wọ́ ara mi pé kí ni mo fẹ́ ṣe lónìí? Báwo ni mo sè, mo sè lé jẹ ẹni tó dàjú lónìí? Ìmọ́lẹ̀ òwúrọ̀ ń ràn mí lọ́wọ́ láti mọ ìlànà mi láti ṣètò àfojú sún mi àti láti ṣiṣẹ́ pẹ̀lú ìtara. Bí mo ṣe ń bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú ìmọ́lẹ̀ ìwúró, mo máa ń rí pé iṣẹ́ ń lọ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ mi ṣiṣẹ́ yára yára. Mo sì lè yanjú ìṣòro rọrùn. Ìmọ́lẹ̀ yìí kì ń mú ní ìgboyà pé mo lè kojú ounkóun tí ọjọ́ bá mú wá. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé àwọn èèyàn kan fẹ́ràn ìrọ̀lẹ́. Àkókò tí òòrùn, òòrùn ń wọ sí ayé tí ń túbọ̀ ń dákẹ́ sí ẹnìyàn ṣínṣín mi. Ṣùgbọ́n fún mi, òwúrọ̀ ni àkókò tí mo rí, tí mò ń rí agbára tuntun, tí mo sì ń rí ìfẹ́ tuntun sí ìgbésí ayé. Ní ìparí, mo lè sọ pé ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ kó hàn pé ayé kì í dúró síbi kan. Gbogbo òwúrọ̀ jẹ́ ìbẹ̀rẹ̀ tuntun, àǹfààní tuntun àti ìrètí tuntun. Ídì ni, ìdí nìyí tí mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìrọ̀lẹ́ lọ. Nítorí ó jẹ́, ó ń jẹ́ kí ní ìgbéyàsí ìtara àti ìfẹ́ tí òjò ń tuntun ń bọ̀. Ọjọ́, ọjọ́, ọjọ́ tuntun ń bọ̀.

Ṣé o fẹ́ràn rin òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rírin òkè gan. Rírin òkè kì í ṣe, kì í ṣe ìdárayá lásán, ó tún jẹ́ àkókò tí mo fi ń tún ara mi ṣe tí mo sì ń fi tún ọkàn mi balẹ̀. Nígbà tí mo bá wà lórí òkè, mo máa ń rí ayé láti wojú ọ̀nà mìíràn. Mo máa ń rí, mo máa ń rí bí ìlú ṣe kéré sí lábẹ́ mi. Mo sì mọ̀ pé ìṣòro tí mo kójú kì í tóbi, tóbi tó bẹ́ẹ̀. Ohun kan tí mo fẹ́ràn jù lọ nípa rírin òkè ni ìfarapa mọ ìṣẹ́dá. Afẹ́fẹ́ tún ń fọ láti òkè. Ìtura tí mo rí níbẹ̀ ni jẹ́ kí n gbàgbé ìbànújẹ́ ọdù, ìbànújẹ́ ọjọ́. Nígbà mi mo má ń gbọ́ ohùn ẹyẹ, mo má ń rí igi korúkọ àti àwọ ewé tí ó ti dá lójú. Gbogbo iyẹn ràn mí lọ́wọ́ láti mọ̀ pé ayé dára bí ó tilẹ̀ jẹ́ pé a ní ìpẹ́yà kan tàbí, tàbí kejì. Rírin òkè tún ń kọ mí ní ìṣura àti ìfaradá. Kí n tó dé, kí n tó dé orí òkè, mo gbọdọ̀ farada ìrẹwẹ̀sì, mo gbọdọ̀ máa tẹ̀síwájú bí ẹsẹ̀ mi ṣe ń rẹ. Nígbà tí mo bá dé, inú mi máa dùn gan torí mo mọ̀ pé tí, mo ti ṣẹ́gun ìpèníjà kan. Rírin rẹ̀ jẹ́ kí n ní ìgbéraga pé mo lè jójú kọ ohun gbogbo tí ayé bá gbé kalẹ̀ fún mi. Ní ti ìlera, rírin òkè ó ń jẹ́ kí ara mi lágbára. Ó ràn mí lọ́wọ́ láti gba ìfarapa kúrò ní ara. Ó sì ń mú kí ọkàn mi ṣiṣẹ́ dáadáa kí ń má bàjẹ́. Mo má ń múra dáadáa, bàtà tó dára mọ omi láti mu àti ìmúra tó bojú mi ojú ọjọ́. Ní ìparí, rírin òkè jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ó ń fún mi ní ìlera, ìtúnú àti ìmúra ọkàn. Ní gbogbo ìgbà tí mo bá rí ayé, mo máa ń lọ, mo máa ń lọ, mo máa ń lo rírin òkè. Mo máa ń lọ rírin òkè torí mo mọ̀ pé kì í ṣe pé mo ti ń, mo ti ṣẹ́ ara nìkan ṣùgbọ́n mo tún ń kọ ara mi, mo sì ń túbọ̀ mọ ara mi dáadáa.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀. Ó jẹ́ àpakàn pàtàkì nínú àṣà ìdánimọ̀ Yorùbá. Ní gbogbo ìgbà, aṣọ tí a bá ń wọ̀ kì í ṣe fún ìbora ara nìkan, ó tún ń sọ ìtàn wa, ibi tí a ti wà àbí ibi tí à ń ṣe ohun wo ara wa gẹ́gẹ́ bí ènìyàn. Aṣọ wíwẹ̀ Yorùbá kún fún ẹ̀wà, ìtàn àti ìtẹ́lọ́rùn ọkàn. Àwọn aṣọ bíi aṣọ òkè, àdìrẹ, aṣọ òfì àti aṣọ àǹkárá kọ̀ọ̀kan ní ìtumọ̀ tirẹ̀. Aṣọ òkè sábà máa ń ṣe pẹ̀lú òkun, ó sì ń fi hàn pé ẹni tó wọ ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìtàn àti ìbílẹ̀. Àdìrẹ sì jẹ́ aṣọ tí a fi ń ṣeré pẹ̀lú àwọ̀, àpẹẹrẹ rẹ̀ sì ń jẹ kó jáde pé ẹni kan lè fi ara wọn ní ọ̀nà tí kò rí bíi ti ẹlòmí. Nígbà tí a bá wọ aṣọ Yorùbá, a kì a kin wo ki kan a kin kan wọ, a tún fi ìbáṣepọ̀ wa pẹ̀lú àṣà wọn. Ní àjọyọ̀ bíi ìgbéyàwó, ìsípáyà tàbí ayẹyẹ ìbílẹ̀ mi, aṣọ wíwẹ̀ jẹ́ kí ayẹyẹ túbọ̀ lẹ́wà. Ó sì ń jọ wa pọ̀ gẹ́gẹ́ bí ìdílé àti àwùjọ. Ẹni kan lè mọ ẹni tí ó jẹ́ ọmọ ìlú kan tàbí ẹbí kan nípa aṣọ tí ó wọ̀. Pẹ̀lú ìdàgbàsókè ayé òde òní, ọ̀pọ̀ ènìyàn dára pọ̀ àṣà pẹ̀lú ìgbàlódé. A máa ń rí aṣọ Yorùbá tí a ṣe ní àṣà tuntun tí a sì dára pọ̀ mọ́ ìmúra ìgbàlódé. Ìyẹn fi hàn pé àṣà kì í dúró sẹ́yìn, ó ń bá àkókò lọ ṣùgbọ́n kò tún ń sọnù ìtumọ̀ rẹ̀. Ní ti ìmọ̀lára, aṣọ wíwẹ̀ ń jẹ́ kínyàn ni ìgbéraga. Nígbà tí mo bá wọ aṣọ Yorùbá, mo máa ń rí ara mi bí ẹni pé mo ru orúkọ àwọn àgbàlagbà wa. Ó ń jẹ́ kí n rántí pé mo jẹ́ àpakàn ìtàn tí ó tóbi jù mí lọ. Ní ìparí, aṣọ wíwẹ̀ Yorùbá kì í ṣe aṣọ lásán, ó jẹ́ àfihàn ìtàn, àṣà, ìdánimọ̀ àti ìbáṣepọ̀ wa gẹ́gẹ́ bí Yorùbá. Bí a ṣe ń bójú tó aṣọ wa, bẹ́ẹ̀ náà ni a ṣe ń bójú tó àṣà wa torí nínú rẹ̀ ni ìtàn wa àti ọjọ́ iwájú wa wà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Nígbà tí mo bá gba iṣẹ́ àkànṣe, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti ka ìtọ̀sínà dáadáa. Mo fẹ́ mọ ohun tí à ń re tí lọ́wọ́ mi. Kókó ọ̀rọ̀, ìwọ̀n iṣẹ́ àkọ́kọ́ tí a fún mi àti ìlànà inkan kan tí olùkọ́ tàbí olùdarí iṣẹ́ ti ṣètò. Nígbà bẹ́ẹ̀, mo kíí bẹ̀rẹ̀ láti mọ ìsọ̀sí ohun tí mo fẹ́ ṣe ṣàṣeyọri. Lẹ́yìn èyí, mo máa ń bẹ̀rù àkọ́kọ́ mi. Mo pẹ iṣẹ́ tí apá kékeré kì í lè mọ ohun tí mo máa ń ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan. Àpẹẹrẹ ni pé ọjọ́ kan fún ìwádìí, ọjọ́ mìíràn fún kọ̀wé àkọ́kọ́, ọjọ́ mìíràn fún àtúnyẹ̀wò àti ìtúnṣe. Ètò yìí máa ń ràn mí lọ́wọ́ láti máa ṣe fọkàn tán tàbí ṣe gbogbo ǹkan ní ìkẹyìn àkọ́kọ́. Mo tún máa ń kọ́ mi ìmọ̀lára àti ìwádìí pọ̀. Mo ka ìwé, mo wa ìtàn, mo sì ń kọ́ àpẹẹrẹ tó yẹ jọ. Bí iṣẹ́ bá jẹ́ ti ìtàn ìmọ́lẹ̀, ìmọ̀ jínlẹ̀ tàbí ìtàn àṣà, mo máa ń rí i daju pé òun ti mọ̀ otunmo kan da lori ọ̀títọ́ àti ìmọ̀ tó pé. Mo tún fẹ́ràn láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ràn lọ́dọ̀ àwọn mi. Nígbà ní ojú ẹni mìíràn máa ń rí àṣìṣe tí ẹni kò rí. Nípa bẹ́ẹ̀, mo lè mú iṣẹ́ mi dára sí i.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára ní gbogbo ọjọ́. Ó jẹ́ pàtàkì nínú bí mo ṣe ń tọ́jú ara, ara mi. Ìjà àkọ́kọ́ tí mo fi rí ń pa ara ni pé ó dáàbò bo awọ ara. Ìdí kejì nípé oun jẹ́ kí awọ ara dára kotun ma. Ìdí kẹta pe ó ràn mí lọ́wọ́ láti yago fún ìrọra tàbí ìfarapa kékeré. Mo sábà máa ń fi ìpara lẹ́yìn tí mo bá wẹ̀ nígbà tí a ti tún tutù díẹ̀. Nígbà yẹn, ìpara máa ń wọ inú awọ ara dáadáa. Mo tún máa ń yọ ìpara tó bá, tó bá awọ ara mi mímu. Tí kì í ṣe, kì í ṣe ẹni tí ó máa fà ìkúnìyàn tàbí ìyọ kúrò. Ní ìparí, ìpara sára kì í ṣe ohun ẹ̀wà nìkan, ó jẹ́ apá pàtàkì nínú ìlera ara. Ó ń jẹ́ kí ara mi dà, o kò, kò sì jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn nínú bí mo ṣe ń rí. Nítorí náà, bẹ́ẹ̀ ni mo máa ń fi ìpara sára. Mo máa, mo sì máa ṣẹ̀sì wáju nínú rẹ̀ gegi bí apá kan nínú bí wọ́n ṣe máa ń tọ́jú ara.

Mo fẹ́ràn jiyàn. Láti bẹ́ẹ̀ kò sí ẹni tó fẹ́ràn jiyàn gidigidi torí jiyàn sábà máa ń mú ìbànújẹ́, ìbánilọ́kàn àti ìyapa wá láàárín ènìyàn. Ní pà tẹ́mi, mi ò fẹ́ràn jiyàn rararara. Mo fẹ́ràn àlàáfíà, ìbáṣepọ̀ rere àti ìbánisọ̀rọ̀ tó dá lórí ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀. Sí bẹ́ẹ̀ èmi ó tún jẹ ẹni tí kì í sì sọ ohun tí mo rò. Nígbà mí ìyàtọ̀ ìròyìn máa ń wá láàárín ènìyàn. Nígbà bẹ́ẹ̀ ó tún mọ fẹ́ràn ni kí a bá ara wa sọ̀rọ̀ dáadáa. Kì í ṣe kí a ja ara wa ni ẹnu tàbí kí a kẹ́ṣìí ara wa. Mo gbà pé ìjíròrò pẹ̀lú ìbáṣepọ̀ dá ju ìyàn lọ. Mo mọ̀ pé jiyàn sábà máa ń bẹ́ẹ̀ nígbà tí ẹni kò bá fẹ́ tí ẹni kò bá fètì sí ẹlòmíràn, ẹni bá ń dá ara rẹ̀ nìkan lóun tàbí tí ìbínú bá kun ọkàn. Torí náà ohun tí mo máa ń ṣe ni pé mo ń kọ ìdùnnú mi jọ. Mo gbìyànjú láti fèsì sí ẹni tí mo bá sọ̀rọ̀ kí n sì lóye ìdí tó fín ro bẹ́ẹ̀. Nígbà tí a bá fèsì sí ara wa ìjàǹbà kì í pọ̀. Mo tún gbà pé kíì ṣe gbogbo ìyàtọ̀ èrò ni jiyàn. A lè yàtọ̀ sí ara wọn ní ìròyìn ṣùgbọ́n a tún le bọ̀wọ̀ fún ara wa. Ní ìparí mi ò fẹ́ràn jiyàn, mo fẹ́ràn ìbáṣepọ̀, ìbánisọ̀rọ̀ rere àti àlàáfíà. Mo fẹ́ kí a máa yán ọ̀nà ìjíròrò dípọ̀ jiyàn torí ọ̀rọ̀ rere máa ń kó ilé ṣùgbọ́n jiyàn sábà máa ń túká. Nítorí náà bí ó bá jẹ́ pé a ní ìyàtọ̀ èrò ẹ jẹ́ ká bá ara wa sọ̀rọ̀ dáadáa ká fi ṣẹ ọgbọ́n yanjú, ìṣòro jú kí a máa jiyàn lọ.

Ṣé o máa ń pé àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pé àwọn oníbàárà tuntun nítorí pé mò mọ̀ pé ìbánisọ̀rọ̀ tó dáa ni kókó, ni kókó sí ìbáṣepọ̀ rere. Nígbà tí mo bá fẹ́ pé oníbàárà tuntun, ohun àkọ́kọ́ tí mo, tí mo máa ń ṣe láti múra ara mi sílẹ̀ dáadáa. Mo kọ́kọ́ mọ ohun tí mo fẹ́ sọ, ìdí tí mo fẹ́ fi pè wọ́n àti bí mo ṣe lè fihàn pé mo fẹ́ran lọ láti kì, lọ kì í sí láti fọkàn wọ́n tán. Mo máa ń béèrè pè, pẹ̀lú ìkíni rere àti ìfihàn ara mi. Mo jẹ́ kó yé oníbàárà pé mo bọ̀ wọ́ fún àkókò wọ́n. Mo sì fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ìbánújẹ́ kankan. Lẹ́yìn náà, mo máa sàlàyé ohun tí mo ṣe tàbí iṣẹ́ sí ilé ìṣẹ́ tàbí iṣẹ́ sí ilé iṣẹ́ wọ́n á pèsè ni kúkúrù. Kó má ba dàbí pé ẹni pé mo, mò ń pè wọ́n. Ohun pàtàkì ni mo pé mo máa ń gbọ́ wọ́n dáadáa. Kì í ṣe pé nìkan ni mo, ni mò ń sọ̀rọ̀. Mo tún ń jẹ́ kí wọ́n sọ ìbéèrè wọn, ìṣòro wọn àti tàbí ohun tí wọ́n ń wá. Nípa bẹ́ẹ̀ mo lè mọ ohun tí wọ́n nílò gan-an. Kì í ṣe, kì í ṣe lé dá wọ́n lóhùn ní ọ̀nà tó ja ju lọ. Nígbà míì kì í ṣe gbogbo oníbàárà tuntun yóò fẹ́ gbọ́. Mo máa ń súru bí wọ́n bá sọ pé kí n tùn pé ní àkókò mi. Mo máa ń gbà, mo sì ń tẹ̀lé ẹ pẹ̀lú ìbáṣepọ̀ rere. Nìkan ni mo máa ń, mo máa ń, mo máa ń parí pé pẹ̀lú ìdúpẹ́. Mo dúpẹ́ pé wọ́n gba àkókò láti gbọ́ mi. Mo sì rí fihàn pé ilẹ̀kùn ṣíṣí wọ́n ní gbogbo ìgbà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́. Nípa bẹ́ẹ̀ mo kàn, mo kọ́, mò ń kọ ìbáṣepọ̀ tó dáa lórí ìgbọ́kànlẹ̀ àti ìbọ̀wọ̀ fún ara ẹni. Nítorí náà, bẹ́ẹ̀ni mo máa ń pé àwọn oníbàárà tuntun. Mo sì ń ṣe, mo sì ń ṣe é pẹ̀lú ìtẹ́lọ́rùn, ìbáṣepọ̀ rere àti ìmọ̀ pé oníbàárà kankan, kọ̀ọ̀kan jẹ́ pàtàkì.

Ṣé o ti lọ ṣọdẹ rí? Bẹ́ẹ̀ni mo ti lọ ṣọdẹ rí. Ní ọjọ́ ìlú òní, ọdẹ kì í ṣe bí tẹ́lẹ̀ mọ́. Ní ìgbà àtijọ́, àwọn bàbà ńlá wa, wọ́n máa ń lọ sí igbó pẹ̀lú ọfà, ọbẹ tàbí àgẹ̀dẹ̀ láti pa ẹranko bí i, bíi eku, ẹkùn, ẹlẹ́dẹ̀ igbó àti ẹyẹ. Wọn máa ń lo ọgbọ́n, ìfaràda àti ìmulo àkókò. Ọdẹ kì í ṣe ìgbésẹ̀ tí a fi ń ṣeré, ó jẹ́ ìṣẹ̀ tó ń kọ ẹni ní ìṣúra àti ìsọ́ra. Lónìí, ọ̀pọ̀ ènìyàn, ọ̀pọ̀ ènìyàn kì í lo ọdẹ mọ́ torí pé àyípadà ayé ìlú pọ̀ sí i àti òfin ìjọba tó ń dáàbò bo àwọn ẹranko. Ṣùgbọ́n, ìtàn ọdẹ sì ṣe pàtàkì nínú àṣà wa. Ó kọ́ wa pé a gbọdọ̀ mọ bí a ṣe ń ti ṣẹ́ pọ̀ mọ́ ìṣẹ̀dá, kì í, kì í ṣe láti pa gbogbo ohun tí a bá rí rú, ṣùgbọ́n láti lo ohun tí a nílò pẹ̀lú ọgbọ́n. Nígbà mí, ìbéèrè, ìbéèrè ṣe ó ti lọ ọdẹ rí lè tún mọ̀ sí nínú èdè àpẹrẹ. Ṣe o ti dójú kọ ìpẹ́yà tàbí ìṣòro kan tó ní, tó nira rí? Ní ìtumọ̀ yìí, mo lè sọ pé gbogbo wa, gbogbo wa ti lọ ọdẹ nínú ìgbésí ayé wa. Nígbà tí a bá ń waṣẹ́ ìmọ̀ àṣeyọrí tàbí ojú túntún sí ìṣòro, a máa ń gba igbó rọra kọjá kí a tó rí ohun tá a ń wá.